Gíga tó ga tó. Máa ní mi ò ga púpọ̀ jù, mi ò sì kéré. Kí n sọ pé boyà mo wà láàárín. Àárín tí mo sì wà yẹn, mo ga ju ẹni tí ó kúrú lọ. Mo sì ga, mo sì kúrú díẹ̀ sí ẹni tó ga ju mi lọ. Gíga mi tẹ mi lọ́rùn bẹ́ẹ̀ ni. Torí pé kí ni kò ṣe pé tí n bá fẹ́ kọjá ibi kan máa ń f'ori gbá. Tàbí tí mo bá fẹ́ ṣe nǹkan adìni ra fún mi, gíga mi wà ní ìwọ̀n bá. Èmi ò kí ń ronu púpọ̀ jù nípa bí mo ṣe ga tó. Tà àwọn èèyàn bá rí mi, wọ́n á ní, "à, ọmọdébìnrin yìí ó ga ní ìwọ̀n bá ti è." Ẹ̀mí sì ní, pàtó bí mo ṣe, bí gíga mi ṣe rí, mo sì le nawọ́ mú nǹkan láàmoye mọye igbà. Ìgbà mìí sì ni ọ́ máa ń ṣòro fún mi. Tí n bá fẹ́ wá aṣọ tó jẹ́ pé ó máa wọ̀ mí, kòn nimi lára torí bí mo ṣe ga. Ó tẹ mi lọ́rùn bẹ́ẹ̀. Gíga mi bá ara mi mu. Inú mi máa ń dùn pẹ̀lú bí mo ṣe ga tó, torí pé kí ni, ó wà pẹ̀lú ìrọ̀rùn. Ṣé o mọ̀ pé ẹlòmíì ga gan débi wipé gíga yẹn gan àti máa rìn, a máa fì. Ẹlòmíì dẹ̀ rò kúrú débi pé kò le dá ǹkan ṣe fún ara rẹ̀. Àfi tó bá kọ́ ǹkan gùn tàbí ó bá fẹ́ ẹni ǹkan mọ́ ǹkan, máa kó ọ bàtà ńlá tàbí kó dúró sórí àpótí lé tí lè ṣe nǹkan kan. Àmọ́ gíga ti mi tẹ mi lọ́rùn gan torí kò sí nǹkan tí mo le ṣe. Papàájù lọ, tó bá pátápátá ẹ, tó bá jẹ́ pé mi ò ga tó ǹkan tí mo fẹ́ ṣe, mo lè gún àpótí nìkan. Àmọ́ pé kí n máa le fọwọ́ mú ǹkan, bí kí n máa le fọwọ́ gan ní ǹkan, àbí ká aṣọ máa wọ̀ mí, àbí kí ó mú ódìni ra fún mi kí n tó wá aṣọ tó máa wọ̀ mí, iyẹn ò ṣe tèmi. Kódà tí bá dúró láwà lá-láwùjọ, inú mi máa ń dùn ni. Bẹ́ẹ̀ni, ó máa ń tẹ́ mi lọ́rùn. Kò sí ǹkan tí ó máa ni mí lára bẹ́ẹ̀. Ṣé rí, gíga mi bí ṣe wà rí yẹn kò ṣe nǹkankan pẹ̀lú àwọn ǹkan tí mo máa ń ṣe lójoojúmọ́ áyé mi o. Rárá àti rárá. Táyo àtàlàafia ni. Ni mò fi máa rìn láwùjọ. Ẹnikeni ọ̀ le wá fi gíga tiẹ, kò le wáa fi maa pamí lorúkọ dà. Kò ṣe é ṣe. Èmi ò sì, èmi ò sì lérò pé mo tún ga ju àwọn tó kúrú lọ torí mi kì í fi ń là wọ́n lójú. Èmi ò ṣẹ̀yan bẹ́ẹ̀. Gíga mi ó dúró dáadáa. Kódà àwọn èèyàn ló máa ń tọrọ bí mo ṣe ga sí, torí pé kí ni, ó jẹ́ ǹkan tó jẹ́ pé ó dáa ni. Ó dáa yàtọ̀. Ìgbà míì mo lè wọ bàtà tó jẹ́ pé ó pa mọ́lẹ̀, tí ò ní dì mi lọ́wọ́ iṣẹ́ mi. Nígbà míì mo sì le wọ bàtà gíga tí ò tún lè dì mi lọ́wọ́ iṣẹ́ mi. Gbogbo nkan a kọ̀ wà ní'rọrùn fún mi ni. Èmi ò ní, èmi ò nílò oluranlọ́wọ́, tí bá fẹ́ mú ǹkan lókè ni o, tàbí mo fẹ́ wa ǹkan lókè ni o. Èmi ò nílò ẹ̀ torí pé kí ni mo ga tó. Tí bá de rí pé ǹkan tí mo fẹ́ mú òkẹ̀ okẹ́ lọ́wa, mo lè gún àpótí, ọwọ́ mi si maa débẹ̀. Kódà tí bá ya àwọràn tó dá pẹ̀lú bí mo ṣe ga, ó máa rẹwà ni. Bẹ́ẹ̀ ni. Inú mi dùn pẹ̀lú bí mo ṣe ga o. Mo feran pe mii ga ju, mi de kuru ju. Kódà àwọn èèyàn máa ń, wọ́n máa ń yìn mi ni. Wọ́n sì máa ń sọ̀rọ̀ gidi sí mi. Wọ́n máa ní, "à, arábìnrin òun máa ga dà. Ó máa ga dáadáa." Àbí? Bẹ́ẹ̀ ni. Tí bá wà láwùjọ, inú mi máa ń dùn ni. Èmi ò fẹ́, èmi ò wá gbàdúrà pé kí n ga ju báyìí lọ tàbí kí n kúrú ju báyìí lọ rárá o. Ǹkan tó kan wumi ni pé boya bí mo ṣe ga yìí kí tú sanra díẹ̀ síi. Àmọ́ mo nífẹ̀ẹ́ bí mo ṣe ga yìí. Kò sí iṣẹ́ tí mio ò lè ṣe. Kò sí ǹkankan tàwọn èèyàn ṣe tí mi ò lè bá wọn ṣe. Ṣé aṣọ lọ́ń wọ̀ ni o, ṣé bàtà lọ́ń wọ̀ ni o, ṣé ògiri lọ́ń dé lọ́ń lọ ni o, kò sí ǹkan náà. Bẹ́ẹ̀ ni. Kódà bí mo ṣe ga, ó máa ń bá ẹ̀yà ara temi siṣe dáadáa. Kòn dáamú mi rárá.

Ṣé o fẹ́ràn wà ní òru? Bẹ́ẹ̀ni, ní ìgbà mi inú mi máa ń dùn, ó dè máa wùn mí kí n wá ita. Ṣ'è mọ́ lóru, iye ìta lé mi o, kí n rìn ní òru, èmi ò fẹ́ràn kí n máa rìn òru, bá pà júlọ tẹ́ pé mi ò ní rìn ibi tí mò ń lọ. Ìgbà míì mo lè wá ta bóyá òru mú inú ilé mo a fẹ́ bọ́ síta gbatẹ́gùn, tàbí bóyá kò wùn mí kí n jókòó síta. Bẹ́ẹ̀ni, ṣé o mọ̀ pé lọ́wọ́ alẹ́ yẹn kò kí n sí ariwo, kò kí n sí ìjà, kò sí gbọ́mi-sí-òtó kankan, gbogbo ẹ̀ lọ́ wọ́rọ́wọ́ ni, kò sí ìwálá kankan bẹ́ẹ̀ lọ títí. Pàápàá júlọ èmi èé dáwà torí pé mo fẹ́ bọ́ síta lóru, mo máa bọ́ síta pẹ̀lú àwọn èèyàn ni, àwọn èèyàn tó jẹ́ pé mo mọ̀ bí àwọn ẹbí mi tí mo fọkàn tán, bí àwọn ọ̀rẹ́ mi bí wọ́n bá wà láyìká mi. Ọ̀ wọ́n ní èmi ò ní rìn òru, èmi ò fẹ́ràn rárá rárá àtọ́ọ̀, rárá rárá tí mo bá mọ̀ pé mo fẹ́ bá èèyàn jáde gan-an lóru, ó gbọ́dọ̀ jẹ́ ẹni tí mo mọ̀. Bẹ́ẹ̀ ni, kí n tó lè sọ pé inú mi dùn àbí ó máa wùn mí láti bọ́ síta. Sẹ́ o mọ̀ pé tí wà lọ́wọ́ alé báyẹn gbogbo ẹ̀ máa ń dákẹ́ wọ́rọ́wọ́ ni, kò kí n sí ariwo, kò sí nǹkan kan, ọkàn yẹn gan á baálẹ̀. Bẹ́ẹ̀ ni, tí bá fẹ́ rìn òru bẹ́ẹ̀ yẹn, èmi kì í dárìn, mo lè mú èèyàn mẹ́ta dá ní ká jọ máa lọ. Ọ̀ wun ni ṣé wà bá rí ìrọ̀rùn tí mo máa ń sọ yìí pé mo tẹ̀ fẹ́ rìn, bóyá kò sí ariwo, bóyá àwọn èèyàn ń rìn ní ta, bẹ́ẹ̀ ni, tàbí bó bá wù mí ló lọ, bá pà júlọ tí ó bá jẹ́ pé ibi tí iná bá wà òhun ni mo lè lọ. Èmi ò fẹ́ràn àwọn ibi tí àwọn èèyàn bá ń pa ríru ohun kan bẹ́ẹ̀ yẹn, èmi ò fẹ́ rárá rárá ni. Ṣé rí i, bóyá ìgbà mi tí bá jáde, bóyá tí àwọn èèyàn bá ṣì wà níta, mo lè dúró ta títí di òru kó tó di pé mo wọlé. Ṣé o mọ̀ pé ìrìn òru yẹn, irú òru yẹn ọkàn máa ń balè. Èmi ọ, ọkàn máa ń baálẹ̀ torí pé kí ni èèyàn á ráyè ronú lọ, gbogbo ǹkan tí èèyàn tí ń rò ó tó ti jẹ́ kí gbogbo ọkàn máa le ohun kan bẹ́ẹ̀ yẹn, gbogbo ẹ̀ ló máa rọ̀ wọ́rọ́wọ́, kò sí ìwàlá, kò ní s'ariwo, kò sí pé ẹni kan jálè kan, gbogbo wọn ti sùn, èmi nìkan màá dàbí pé èmi nìkan àtọ̀ lọ́hùn pẹ̀lú òru. Bẹ́ẹ̀ ni, ṣé wà rí kí èèyàn máa rìn òru káàkiri èmi ò fẹ́ ràn án rárá rárá ni. Bóyá tí ibi tí mo bá ń lọ tí ó bá ká mi mọ́ ta, hẹ́h ẹ́n mo lè wá ta tàbí bóyá mo ti wà nílé láti àtàárọ̀ mi bọ́ ta kí wà bá rí pé gbogbo ẹ̀ dárọ̀ wọ́rọ́wọ́, kò dára ṣe kó máa pẹ́ jù ò, èmi kì í lo ago kan ò, ago kan àbí ago méjì ò, rárá o, mi ò dé gbogbo bẹ́ẹ̀ yẹn. Bá ti kọ, bá ti dé ibi ọwọ́ ago méjìlá, ó ń lọ síbi ago méjìlá ààbọ̀, ó ń fẹ́ kan ago kan, hẹ́h ẹ́n èmi ti wọlé ni, bó ti rùn róòtì mi ni ẹ́, ìrìnkurìn mi ò fẹ́. Ṣé rí i, kódà àlàáfíà mi àti ìlera ni ó jẹ́ mi lógún gan. Bẹ́ẹ̀ ni, ó jẹ́ mi lógún gan. Pẹ̀lu bá ṣe sọ pé òru ó dákẹ́ ohun kan bẹ́ẹ̀ yẹn, pẹ̀lú bó ti dákẹ́ tó wọ́n ni ń jà, ohun kan ìjànbá ṣẹlẹ̀ tó, èmi ò dẹ̀ fẹ́, ó dẹ́ mí ara mi ní ègbodò, ṣé mọ̀? Mo láwọn ẹbí tó ní ìfẹ́ mi, mo láwọn ọ̀rẹ́ tó ní ìfẹ́ mi. Ìgbà mìíràn gan ó máa ń tẹ mi lọ́wọ́ kí n jókòó sínú ilé mi, kẹ́ni kẹ́ni má dà mí láàmú. Bẹ́ẹ̀ni, ó máa n témi lọ́rùn dáadáa, sé ẹ wáá ri pé mi ò tiẹ̀ kín jáde lásán, pé mo kàn fẹ́ jáde lásán, bí mo se sọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ bóyá òru mú mi, mo bọ́ síta kí n gbatẹ́dùn, tàbí mo rí pé bóyá wọ́n ṣe ìnáwó, àwọn èèyàn tí ẹ ṣì ń wá ta díẹ̀ díẹ̀, hẹ́h ẹ́n hẹ́h ẹ́n èmi máa ń nílé mi kí n bọ́ ta kí fi nẹsẹ̀ ṣíta kó má yà pé èmi nìkan mo kò jókòó sínú ilé. Tàbí bá àwọn ọ̀rẹ́ mi wọ́n wà nílé, wọ́n ní ká jáde ká bí ká ti níṣẹ́ sí street kejì sí kẹta tàbí mo fẹ́ lọ wo ọ̀rẹ́ mi bóyá rẹ ọ̀yà, bóyá àsìkò tí mo délé ó n lo bí òru tàbí bó bá jẹ́ pé mi ò fẹ́ jẹun nílé, mo fẹ́ lọ jẹ ọ́ ta, hẹ́h ẹ́n hẹ́h ẹ́n ìyẹn tẹ́mi lọ́rùn. Tàbí tí ó bá jẹ́ pé ó ní ọ̀kan tí mo fẹ́ ṣe bóyá kò sí omi nínú ilé mi, mo fẹ́ lọ pọn omi láti ta, èèyàn náà tún le fa. Bẹ́ẹ̀ ni, oríṣiríṣi nǹkan ló lè fa tàbí bí ó jẹ́ nǹkan tí mo fẹ́ lò nínú ilé ti tán, mo lè gbọ́dọ̀ bọ́ síta lọ là ni, ìyẹn ló máa mú mi fẹ́ rìn òru. Bẹ́ẹ̀ ni, àmọ́ mi ò kí ń pẹ́ jù, mi ò fẹ́ wàhálà torí ìgbà yẹn gangan ni ǹkan jà bá máa ń ṣẹlẹ̀. To bá gbọ́ gbé gbé gbé gbé gbé gbé kó má ká mi mọ́ ta, òhun ni.

Ṣé o máa ń sùn ní ọ̀sán? Bẹ́ẹ̀ni, nígbà mi màá ń sùn lọ́sàn-án. Igba mi bí a tó bá ti rẹ mí yẹn, tó pé mi ò ní ọ̀kan ṣe lọ́sán. Mo lè sun ún díẹ̀. Kò ṣe gbogbo ọ̀sán mo máa ń sùn. Torí pé mi eléyàn kan, mi ò sábà sùn ọ̀sán, mi ò fẹ́ rárá. Torí ǹkan tó máa fẹ́ jẹ́ kí n sùn ọ̀sán gangan tí ó bá ti jẹ́ pé mò ń ṣe ǹkan kan, bóyá ara mi ò yá tí bá fi lè sùn ọ̀sán mo ti mọ̀ pé ara mi ò yá ní. Bẹ́ẹ̀ ni. Kò ṣe gbogbo ọ̀sán náà mo máa ń sùn. Tó bá ti rẹ́ mí ni, mo máa ń sùn lọ́sán. Torí tí bá sùn lọ́sán yẹn gbà mí, ó mọ̀ dá pé pé sẹsẹ̀ jí láàárọ̀ mi. Gbogbo wàhálà tí èèyàn ṣe láti àárọ̀ tó fi dé bá yàn lọ́sán, gbogbo ẹ ló máa lọlẹ̀ láàárín èèyàn. Gbogbo ǹkan tó jẹ́ yági yági tó kò jẹ́ kó fi hàn ní ọ̀kan balẹ̀ àbí ǹkan kan bẹ́ẹ̀ yẹn, gbogbo ẹ ló máa rọ̀ ẹsẹ̀ lọ́kan eyan. Òun ni. Ti bá jẹ́ pé wọn ma tẹ̀tí ṣiṣẹ́ kárakára láàárọ̀ o, orun ọ̀sán yẹn dandan ni. Mi ò máa ń dùn ún, gbogbo ara mi á tutù ará balẹ̀ tí bá sùn ọ̀sán. Kò kí wọ́n sùn ọ̀sán púpọ̀ pé kó máa lo bí wákàtí mẹ́rin lára kí lè ṣe ohun kan bẹ́ẹ̀ yẹn. Gbogbo ara ga tú rẹ́yàn sí i. Bẹ́ẹ̀ ni. Amọn mi ọkọ já bóyá wákàtí kan àbọ̀ àbí wákàtí méjẹ́ àbọ̀. Tó bá jẹ́ lọ́wọ́ wákàtí mẹ́ta mẹ́rin, mo gbọdọ̀ tètè dìde nìyẹn. Tó bá jẹ́ pé bí i ọjọ́ tí òun sojọ́ iṣẹ́, mo lè sùn lọ́sán. Torí mi jẹ̀mí kí n sábà ráyè tó bá ti di asiko iṣẹ́ bẹ́ẹ̀ yẹn láti sùn ọ̀sán. Bẹ́ẹ̀ ni. Àṣìkò tó yẹ kí sùn, tó yẹ kí fi jẹun tí màá fi máa sùn, ìgbà gbogbo mo máa fẹ́ jẹun. Bẹ́ẹ̀ ni. Bóyá ǹkan tí mo lè fi sùn tí bá ń ṣiṣẹ́ ni, bóyá kò sì iṣẹ́ yẹn ò pò, òhun ni. Igba mi tí wá ti rẹ mí jù, bí a ti wàhalá yé ń bá ti pọ̀ jù, mo máa mú ún díẹ̀ sùn. Ohun wà, ohun díẹ̀ dè ẹ́ ni. Bẹ́ẹ̀ ni. Ó lè tó, ẹ́, ọ̀gbọ́n ìṣẹ́ ju tàbí wákàtí kan géregé, òhun ni. Èmi ò fẹ́ràn kí wọ́n máa ń sùn kó máa pẹ́ orí rárá. Mi ò fẹ́ràn ǹkan bẹ́ẹ̀ yẹn. Torí tí bá ń sùn díẹ̀ yẹn, ó máa ń jẹ́ kí ìí tún tẹ́ra mọ́ṣẹ́ sí i. Bẹ́ẹ̀ ni. Tí bí i ọjọ́ ọjọ́ bá ń gbóná díẹ̀, mo lè sùn. Gba mi já pé mo lè ṣẹ́ jẹun tán pápa ju lọ tí èèyàn bá ti jẹun tán lọ́kàn. Tó bá ti jẹun tán bá yẹn, òhun á máa rà mí lọ ni. Mo máa sùn díẹ̀ bí i, bí i ká ní wákàtí kan, mo máa dìde padà ṣe ǹkan tí mo fẹ́ ṣe ni. Tó bá jẹ́ pé iṣẹ́ wá pọ̀ tó jẹ́ kó mo gbọdọ̀ ṣe tán ìyẹn lọ́jọ́ yẹn, mi ò lè sùn kankan, òhun kẹ̀. Ó kọ̀ jẹ́ pé ara máa ń fẹ́ sìn mi. Àṣìkò ìsinmi ẹ̀dẹ̀ ni mo máa ń fi sùn. Ìnú wa kí n jẹ́ kó jẹ́ pé gbogbo ọ̀sán ni mo máa ń sùn, mi ò fẹ́ kí ǹkan bẹ́ẹ̀ yẹn mọ̀ mi lára. Bí a gba ìsinmi rán pẹ́ níbi iṣẹ́ bí i ọjọ́ méje ọjọ́ mẹ́ta, mo lè sùn dáadáa. Gba mi mọ̀ ǹkan máa dùn ún bólẹ̀ ni, mo lè sùn, bàkan ò di jù ni. Ìyen à tún jẹ́ kó ǹkan mì balẹ̀. Bẹ́ẹ̀ ni. Ara ò ní rẹ mí bó ṣe rẹ mí bíi ti tẹ́lẹ̀ tó bá jẹ́ kó mo kọ́ṣẹ́ bẹ́ẹ̀. Kò ha ṣe pé mo máa gbọ́kàn lé pé kí n máa sùn lójoojúmọ́ rárá o. Mo máa ń sùn torí pé kí n, mo fẹ́ kí ara mi balẹ̀ ni láàmú ìgbà. Tó bá jẹ́ pé ohun kan mẹ́ mi, mo kọ̀ lè dùn bólẹ̀ kí n di jù tí ń bá jẹ́ fí sùn. Bẹ́ẹ̀ ni. Ti bá rí pé, ọ̀pọ̀lọpọ̀ ìgbà gan-an mi kì í fẹ́ sùn torí tí bá sùn lọ́sán, mí ò ní lè sùn rálé. Mi ò lè fẹ́ràn kí n máa sùn lọ́sán. Torí mo ti fi kọ́ra mi bẹ́ẹ̀. Ó kọ̀ jẹ́ pé ara ń fẹ́ sìn mi. Tó bá ti lu rẹ́ mi kan ògiri tó ti lu rẹ́ mi débi wípé mi ò lè ṣe kankan mọ́, màá ṣe ohun ọ̀sán. Tó bá fẹ́ sùn bẹ́ẹ̀ yẹn, màá fẹ́ràn kí ọ̀sán mi kí gbogbo ẹ̀ dákẹ́ lọ, kò ní sí ariwo, kò sí ariwo èèyàn, kò sí ariwo mọ́tò, kò sí ǹkan tó ń di mi lọ́wọ́. Bẹ́ẹ̀ ni. Gba gbogbo àkókò dà nkẹ́ wọ́rọ́wọ́rọ́, irú kọ̀ bẹ́ẹ̀ mo fẹ́. Èmi ò fẹ́ràn kí n máa sùn níbi tí ó jẹ́ pé ariwo ti pọ̀ jù. Láàní gbọ́ ohùn kan, eyàn kan, tó wù yàn mẹ́rin, yàn márùn-ún mi ò fẹ́. Bẹ́ẹ̀ ni. Torí kò máa, ó máa jẹ́ kó sún yàn ni. Ṣé wàá rí i? Tó bá jẹ́ pé mo jáde lọ, mo dé padà, mo lè wo orun sun díẹ̀ lọ́sán. Bẹ́ẹ̀ ni. Díẹ̀ ni o. Torí tí orun yẹn bá pọ̀ jù àti sùn rálé máa ń ni mí lára, mi ò ní lè sùn. Òye á máa fún mi ara, máa gbóná. Bẹ́ẹ̀ ni. Gba mi tó bá jẹ́ pé ara mi ò yá, mo kò fẹ́ sùn ún díẹ̀ kí ara mi balẹ̀ ju pépé. Hinhin, mo lè sùn. Mo máa ń sùn mọ́ kí bá lè jẹ́ kí gbogbo ǹkan tó dí lọ́pọ̀lọpọ̀ mi gbogbo ẹ kí o wá lè. Bẹ́ẹ̀ ni.

Báwo ni o ṣe máa ń kojú àsìkò ìparí iṣẹ́? Én mo máa ń farabalẹ̀ náà ni. Bẹ́ẹ̀ ni, torí tí ó jẹ́ pé mo ṣe wádùwádù ni tàbí ara mi ò balẹ̀. Ó di pé ìparí iṣẹ́ ti ń súnmọ́ a gbogbo kan lè dàrú. Mo má fẹ́ ní sùúrù. Tó bá tiń di pé ìparí iṣẹ́ ti fẹ́ máa súnmọ́, mi kin fẹ́ gbémi ara mi gbóná tàbí kín gbémi ara mi sókè. Bẹ́ẹ̀ ni, mo jẹ́ eyan kan tó jẹ́ pé mo máa ń fi àsìkò sí gbogbo ǹkan tí mo bá fẹ́ ṣe. Màá ti tọ gbogbo ǹkan tí mo fẹ́ ṣe. Àsìkò báyìí ni màá ṣe léyìí, àsìkò báyìí ni màá ṣe léyìí tí mo sì gbọ́dọ̀ ṣe lásìkò yẹn tí ò gbọ́dọ̀ yẹ. Bẹ́ẹ̀ ni, ṣé wàá rí tí bá fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ be yẹn tí mo mọ̀ pé àsìkò iṣẹ́ mi ti ń tó, màá wá pín kélékélé. Kélékélé yẹn, máa tún fààyè isími sí o. Bẹ́ẹ̀ ni, tó ti bá ṣiṣẹ́, ṣiṣẹ́, tí ń bá fààyè isími sí, ọjọ́ tí n bá máa ṣe ìgbéjáde iṣẹ́ náà ò lè máa rọrùn. Kan mo pé máa máa tògbe lórí dúró. Bẹ́ẹ̀ ni, màá wá pín kélékélé. Mo tì mọ̀ pé ǹkan báyìí ni màá ṣe dọ́jọ́ báyìí, lásìkò báyìí, ní àkókò báyìí. Élẹ́yii ni màá ṣe lásìkò báyìí, lọ́jọ́ báyìí, lákókò báyìí. Ṣé wàá rí èyí tò bá jẹ́ pé ó jẹ́ pàtàkì ń bẹ tí mo mọ̀ pé mo o máa fẹ́ pé díẹ̀ kín ṣe, òun ni máa sábà kọ́kọ́ ṣe náà. Bẹ́ẹ̀ ni, mo máa kọ gbogbo ǹkan tí mo fẹ́ ṣe, màá kọ ó sílẹ̀. Màá máa tẹ̀lẹ́ lẹyọ kànkan, màá máa tẹ̀lẹ́ lẹyọ kànkan. Màá tún máa fi àsìkò yìí, ìṣẹ́jú yìí wákàtí tí màá fi lò fún ǹkan, bí mo ṣe ń ṣe ni yẹn o. Èmi ò fẹ́ràn pé kí n máa sọ pé okay, o dòla, pé ó dá, ó dòla, màá ṣe eléyìí, ó dòla, màá ṣe eléyìí. Mi ò ṣe gbogbo ǹkan be yẹn tí bá ti rí pé ǹkan ti ń dojúrú tàbí ǹkan fẹ́ máa ń gbé ọkàn mi kúrò lórí ìkínni yẹn, màa yọkúrò. Bẹ́ẹ̀ ni, mo máa ń lo àsìkò mi pẹ̀lú ọgbọ́n ni àti sùúrù. A sì fọkàn ba le ni tí bá ṣiṣẹ́ tó jẹ́ pé ó nílò kín tẹ́ra mọ. Mi ò fẹ́ kí ǹkan kan dà mí dúró tàbí kí eyan kan ma yẹ mí wò tí bá ti ń ṣiṣẹ́. Mi ò fẹ́ rárá. Tó bá yẹ pé àwọn ǹkan tán, tàn, tàn láṣẹlẹ̀ bí àwọn ìlànà, àwọn ǹkan bẹ́ẹ̀ yẹn tí ò bá yẹ mi máa béèrè. Torí èmi gan gan ní mo nílò ìrànlọ́wọ́, kò ṣe àwọn èmi dẹ̀ rẹ̀ tí ǹkan bá ti fẹ́ máa gbóná, mo máa fẹ́ ní sùúrù. Bẹ́ẹ̀ ni, màá fẹ́ ní sùúrù. Tó bá yẹ pé ó ti ń kọjá ǹkan tí èmi gan lè ṣe, ma farabalẹ̀. Màá tọ àwọn èèyàn tó tún mọ̀ ju mi lọ, máa lọ bá wọn, màá béèrè ọ̀rọ̀ lọ́wọ́ wọn. Tó bá ti wà nínú pé mo ṣiṣẹ́ tó jẹ́ pé ó ti rẹ mí, màá gba ìsinmi ránpẹ́. Mò lè dìde. Kín lọ́ ńaṣe, kín lọ́ ńapa, tàbí kí ló jẹun, tàbí ko- kín ló wọ́ orun díẹ̀ sùn. Bẹ́ẹ̀ ni, gbogbo ǹkan be yẹn ló máa ń jẹ́ kí wàhálà yẹn kó má gèéjì àyè mi, kó má kà mí láya, kó tó di pé ìparí iṣẹ́ súnmọ́. Mo dẹ̀ máa ran ra mi lẹ́tí pé, kin- iṣẹ́ tí mo ṣe yìí ó ṣe pàtàkì gan. Dan dan ni mo dẹ̀ gbọ́dọ̀ gbé jáde kó dà, káwọn èèyàn rí, kan yìn mí sí oríṣiríṣi ọ̀nà tí iṣẹ́ yẹn máa gbà jáde ni mo máa ń rò. Mo máa ń rò ọ̀nà tó máa dà àti tí ò gan, tí ò ni dà gan. Kódà tí bá tie tún gbé jáde gan tó bá dà lójú mi, mo tún máa wo pé ṣé ó máa dà lójú ẹni tí mo fẹ́ gbé lẹ́ fún gbogbo ǹkan be yẹn ni mo máa ń rò. Mo máa ń jẹ́ eyan kan tó jẹ́ pé mi ò kíń gbé ǹkan pamọ́ pé okay, ó dà. Ọ̀la ni màá ṣe eléyìí, ọ̀la ni màá ṣe eléyìí. Mi ò fẹ́ ǹkan tó jẹ́ pé màá máa kan jú ṣiṣẹ́ bóyá o ti ń tó bí ọjọ́ méjì kò tó di pé màá parí. Mo wá bẹ̀rẹ̀ eyii tó jẹ́ pé ó ṣe, ó lè, mo wá bẹ̀rẹ̀ lé ní. Ṣé rí pé màá kan jú ṣe ǹkan tí mo fẹ́ ṣe mó dè le màá ṣe dáadáa. Bẹ́ẹ̀ ni, mo sì máa ń fi, mo máa ń wò bí mo ṣe ń ṣe. Mo máa ń wò bí ìgbéga yẹn, mo máa ń wò bí, ẹ́, bí mo ṣe ń ṣe. Mo ti ṣe lé dáadáa, mo ti ṣe lé dáadáa. Màá máa kà, mo ṣe lé dáadáa. Àsìkò báyìí mo parí. Kódà mo tún parí kó tó di pé, mo parí, kó tó di pé ǹkan báyìí tó wáyé. Ṣé mo gbogbo ǹkan beyẹn ló máa jẹ́ kí orí mi máa wú pé mo ń ṣe iṣẹ́ yẹn dáadáa? Bẹ́ẹ̀ ni, èmi o wa kìnn ṣiṣẹ́ mẹ́rin, márùn, lè kan ná, rárá o, ìgbà tín mi ò ń ṣe kí ni, mi ò lè ṣe gbogbo ǹkan beyẹn. Ẹyọ kànkan ni mo máa ń tọ létòlétò ni. Torí tí ń bá tó létòlétò beyẹn gbogbo ẹ máa kà mí láya ni. Bẹ́ẹ̀ ni, mo máa ń rò wí pé ọ̀nà tó dá ni mo máa ń rò orí mi sí pé gbogbo ẹ máa dà. Torí tó bá jẹ́ pé mo rò pé, à, kí nìyí máa bàjẹ́ kín tó ṣe. Kí nìyí máa ṣe kín tó ṣe, mò lè máa ríṣe. Bẹ́ẹ̀ ni, torí ẹ na tin bá fẹ́ bẹ̀rẹ̀ ǹkan beyẹn, mo máa ń rò pé mo máa parí. Kò dẹ̀ sí ǹkankan tó máa di mí lọ́wọ́. Òun ló máa sábà rán mi lọ́wọ́ tó bá ti di ìparí iṣẹ́ o.

Nígbà wo ni o kẹ́yìn rìnrìn àjò fún iṣẹ́? Ah, tí mo mì lérán ti ọjọ́ náà àmọ́, ó ti tó gbá díẹ̀ tí mo rìnrìn àjò fún iṣẹ́. Bẹ́ẹ̀ni, kò ṣe tò sí rárá. Ó dà pé ìbẹ̀rẹ̀ ọdún tó kọjá lò ti ni, mo ti lọ gbẹ̀yìn. Bẹ́ẹ̀ni, ẹ́ àlọ́ ṣìṣe kan ní ìlú bòmi ní, èmi àti àwọn òṣìṣẹ́ yòókù. Ṣẹ́rí, ìrìn àjò yẹn, wọ́n ti ṣe ètò ẹ́ sílẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ lọ́jọ́ tó pẹ́ kó tó di pé a rìnrìn àjò yẹ́n ní ọdún tó lọ lọ́hùn. Bẹ́ẹ̀ni, rìnrìn àjò iṣẹ́ ni. Ẹ́ àníṣẹ́ kan ní ìlú kejì, a dẹ̀ ní àní ibòmí, àní iṣẹ́ mi níbẹ̀. Ba òkú ni èmi àti àwọn kan ní ibise tiwa. Ká lọ bẹ́ kà lọ sonidúró fún ilé iṣẹ́ wa. Àwọn nǹkan tó gbé mi lọ ní yen àwọn fáìlì tó á nílò láti lò fún ìrìn àjò ta fẹ́ rìn àti ibi iṣẹ́ tí a ń lọ, gbogbo ẹ ni mo kó dàni. Mo ti sọ fún àwọn ọ̀rẹ́ mi, àwọn tá jọ ń bá ara wa ṣiṣẹ́, gbogbo wọn láti bá ara wa sọ̀rọ̀ kó tó di ìgbà yẹn àti mú gbogbo kan n ta nílò. Gbogbo ǹkan ta fẹ́ fi ṣe ojúṣe ilé iṣẹ́ níbẹ̀ gbogbo ẹ láti mú dàni ọkọ̀ ojú, ojú, ojú ìle la gbé o. Bẹ́ẹ̀ni, ọkọ̀, ọkọ̀ orí ilẹ̀ la gbé. Torí pé kíni, riìn àjò ta fẹ́ rìn kò n ṣe pé ìlú yẹn ó pẹ̀lọ̀ títí bẹ́ẹ̀ àmọ́ wákàtí ẹ pọ̀. Bẹ́ẹ̀ni, wákàtí ẹ pọ̀. Kódà kóto di pé a ṣe ìpàdé náà a dé ní ọjọ́ kọ́la ni. Bẹ́ẹ̀ni, a dẹ̀ dúró fún ìgbà díẹ̀. Bẹ́ẹ̀ni, a dúró fún ìgbà díẹ̀ ìgbà tá a ṣiṣẹ́ tán. Ìgbà tá máa fi ṣe iṣẹ́ yẹn tán a rí pé a ṣe dáadáa. Bẹ́ẹ̀ni, ari ère kò wálé. Èmi náà tún pàdé àwọn èèyàn tuntun ní ibi iṣẹ́ ta lò. Oríṣìíríṣìí nǹkan iṣẹ́ tó jẹ́ pàtàkì là jọ sọ. Èmi náà jẹ́ kọ́ ẹ̀kọ́ n bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni, mo kọ́ ẹ̀kọ́ tó dà ńbẹ̀. Sẹ́rí, ìrìn àjò yẹn kódà ó su wá, ó rẹwà àmọ́ ar'ere kò wálé. Ko ko bẹ̀e de nìyẹn. Mo, mo ṣàsìkò mi ní dáadáa. Kódà mo to gbogbo nǹkan tó yẹ kí n ṣe mo pé èèyàn lẹ́tò ni mí. Gbogbo ẹ ni mo tò dáadáa koto di pé mo lọ sí ìrìnàjò ta rín yẹn. Bẹ́ẹ̀ni, mo fàsìkò iṣẹ́ lẹ̀, mo fàsìkò ìsinmi sílẹ̀. Bẹ́ẹ̀ni, kò pẹ́ ta ṣe ṣe tán náà ni màá padà sílé. Bẹ́ẹ̀ni, a padà sí ibi iṣẹ́ ní ọ̀sẹ̀ kejì. Mo sì ṣe, a gbé kalẹ̀ èsì fún wọn, fún ibi ta lọ. Mo gbé sílẹ̀ ní ibi iṣẹ́. Kódà ilé iṣẹ́ mi gan yin mi. Èmi àti àwọn òṣìṣẹ́ tá jọ lọ wọ́n yin wa. Sẹ́ wari gbogbo ìlànà tí ilé iṣẹ́ wa fìlẹ̀ gbogbo náà la tẹ̀lé nígbà tá a dé bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni, gbogbo bó ṣe sọ̀rọ̀ tó ní kí a kọ̀ sílẹ̀, gbogbo ohun ǹkan tó ní kí á ṣe gbogbo náà la kọ̀ sílẹ̀, gbogbo ẹ la tẹ̀lé nígbà tá a dé bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni, kódà èmi àti àwọn òṣìṣẹ́ tó kù tó yẹ pé a fi ìlẹ̀ ní ibi iṣẹ́, a bá wọn sọ̀rọ̀ náà. Gbogbo ǹkan ta kọ́ n bẹ́ẹ̀ náà la bá wọn sọ. Gbogbo jọ foríkorì làjọ ṣẹ̀ nǹkan ta ṣe. Sẹ́rí èmi jẹ́ èèyàn ǹkan tó jẹ pé tó bá ran mí ní iṣẹ́, mo máa ń fi tọmọ jẹ́ rí. Bẹ́ẹ̀ni, gbogbo ǹkan mi mo máa ń ṣe dáadáa. Mo máa ń fẹ́ jẹ́ kó rí pé mo mọ iṣẹ́ mi ní ibi iṣẹ́. Bẹ́ẹ̀ni, kò dẹ̀ sí nǹkan kan tó gbé fún mi tí mo lè dojú kọ. Bẹ́ẹ̀ni, tí nǹkan bá ti fẹ́ máa yí wọ àti sùúrù àti ìfọkànbalẹ̀ bá lè mo máa fín ṣe. Torí pé kíni tí nǹkan bá wa wádùwádù, ti eyan náà ṣe n wádùwádù, ó lè rò fẹrí bá kan. Èmi jẹ́ eyan kan tó jẹ́ pé tí bá ti e lọ sí ìlú mi, mo máa fẹ́ darapọ̀ mọ́ wọn ni. Bẹ́ẹ̀ni, nǹkan tí mo lè fi gbádùn ibi tí mo lọ nìyẹn. Ìgbà tá a dẹ̀ n ṣe ìpàdé náà, mo bèèrè àwọn ọ̀rọ̀. Bẹ́ẹ̀ni, mo bèèrè àwọn ọ̀rọ̀. Jẹ́ kí n-- mo bèèrè lowọn kọ́ là mí lórí àwọn nǹkan kan. Wọ́n sì là mí lóye. Mo kọ́ gbọ́n gan. Kódà lẹ́yìn ìgbà tí mo ṣiṣẹ́ tán, mo tún lọ́jọ́ méjì kí fi ṣe ìsìnmi ránpẹ́ mo wo gbogbo ìlú lọ kóto di pé mo padà sí ibi iṣẹ́. Bẹ́ẹ̀ni, inú mi dùn ayọ̀ mi kún torí pé kíni àmọ́ ye àwọn nǹkan tí mo kọ́ lórí ìrìnàjò tí mo rìn yẹn fún iṣẹ́. Oríṣìíríṣìí kódà èmi gan lè lò ọ̀rọ̀ tó sọ fún mi mo lè fi dá ilé iṣẹ́ tèmi lẹ̀. Bẹ́ẹ̀ni, mo lè fi dálì iṣẹ́ tèmi lẹ̀. Ah! Àmọ́ mo rí dájú pé mo parí gbogbo nǹkan tí wọ́n rán mi pé kí n lọ ṣe gbogbo e mo parí.

Báwo ni o ṣe máa ń ṣètò ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alábàáṣiṣẹ́ pọ̀? Mo máa ń fi ọ̀wọ̀, mo máa ń fi pọ́n àwọn alábáṣiṣẹ́pọ̀ lé. Bẹ́ẹ̀ni, mo máa rí dájú wipé tí nba máa bá wọn sọ̀rọ̀, ó máa yé wọn yégéyégé pẹ̀lú ìtẹríba àti sùúrù. Mo máa ń gbọ́ràn wọ́n, èmi sì nìyí, mo jẹ́ eyan kan tó jẹ́ pé mo máa ń fayan mọ́ra. Mo tẹríba gan fún àwọn èèyàn. Mo ní ìfẹ́ pé ká so wọ́pọ̀ ká jọ ṣiṣẹ́ pọ̀ torí mo mọ̀ pé tí a bá jọ so wọ́pọ̀, tá jọ ṣiṣẹ́ pọ̀, ó máa jẹ́ kó iṣẹ́ náà dùn mọ́ èèyàn, ó máa jẹ́ ká rí ère tó dá láti ibi iṣẹ́ yẹn. Mo jẹ́ ẹ̀yàn kan tó jẹ́ pé mo máa ń fẹ́ káwọn èèyàn mọ̀ pé mo jẹ́ ẹ̀yàn tẹ́lẹ̀ wá bá, tẹ́lẹ̀ wá bá sọ̀rọ̀. Bẹ́ẹ̀ni, mi ṣe ẹ̀yàn tó jẹ́ pé mo máa ń ko gbogbo ǹkan mọ́ra, ma máa kanra. Mi ò ṣe ẹ̀yàn bẹ́ẹ̀ yẹn. Bẹ́ẹ̀ni, ojoojúmọ́ ni mo máa ń kí àwọn alábáṣiṣẹ́ pọ̀. Ojoojúmọ́ ni mo máa ń pọ́n wọn lé. Ẹnikẹ́ni tí bá rí mi tó ní mi ò ń ṣòhun dáadáa, ní mi kì í ṣòhun dáadáa, a jẹ́ pé kò mọ̀ mí ní ẹ̀. Mo máa ń ràn wọ́n lọ́wọ́. Mo máa ń jẹ́ kí wọ́n mọ̀ pé mo jẹ́ ẹ̀yàn, mo ṣe bá sọ̀rọ̀, mo ṣe ba sore, mo ṣe bá yàn gan. Bẹ́ẹ̀ ni, tí mo bá sì nílò ìrànlọ́wọ́, mo máa lọ bá wọn, máa lọ bèrè lọ́wọ́ wọn, kò le lára rárá. Kò de ní mi lára rárá. Mo jẹ́ ẹ̀yàn kan tó jẹ́ pé mi ò fẹ́ wà lá. Ǹkan tí bá wípé ó fẹ́ máa dája lẹ̀, màá yẹ́ ra fún ni. Bẹ́ẹ̀ni, èmi o ro jo káàkiri. Èèyàn sọ ǹkan báyìí fún mi, mo máa lọ gbé sọ fún ẹni kejì mi o ṣe ẹ̀yàn bẹ́ẹ̀ yẹn. Mo sì mọ̀ pé olúkálúkú pẹ̀lú ti ẹ̀, a yàtọ̀, a ṣẹ̀ ǹkan kan náà. Torí ìyẹn náà, mo sì mọ̀ pé ẹni báyìí bó ń ṣe máa ṣe ǹkan tiẹ́ leleyi, mo tì mọ̀ pé mi ni kọjá ààyè yẹn. Mo jẹ́ ẹ̀yàn kan tó jẹ́ pé tí àwọn èèyàn bá kórawọ́ jọ, tí gbogbo wọn ń sọ̀rọ̀, tí kò n ṣẹ́ pé èèyàn kan dá joko, à bá àwọn kan ṣe ǹkan mi, mo máa nífẹ̀ẹ́ sí o. Mo nifẹ sí gán ni o torí pé kí ni, tí a bá tí ó ń bá wa sọ̀rọ̀, tá tí ó ń bá wa dáàró, ó ní máa jẹ́ kó dùn. E mi sì ni ẹnikẹ́ni tó fẹ́ kó fẹ́ràn mi lọ́wọ́, tàbí bó fẹ́ dá sí ǹkan, àá, mo fẹ́ràn rẹ̀ bàjẹ́, mo fẹ́ràn rẹ̀ dáadáa. Tàbí pé àá ṣé sọ̀rọ̀, wọ́n rí sí fọyàn, inú mi máa ń dùn. Ṣé wa rí o, ẹ jẹ́ pé èsì tó bá máa fún wa, tó bá yá pé ó bá ǹkan ta sọ mu tàbí kó bá sọ, kò bá lọ, a máa gbà bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ ni, a gbọdọ̀ gbà bẹ́ẹ̀ ni. Èmi dẹ̀ re, mi kí ń jẹ́ kí ǹkan mi kò kọjá ibi iṣẹ́. Bẹ́ẹ̀ ni, hìh, rárá mi tẹ̀, mi tẹ̀ kí, mi tẹ̀ ìfẹ́ rárá rárá ni. Bóyá eyan wa n bámi sọ̀rọ̀, ajo saki ara wá káàkiri ma máa n bínú eleyi ma máà bínú oun rárá mi o ṣe ǹkan beyen tí n bá fẹ́ bá èèyàn sọ̀rọ̀, òtítọ́ ni màá fi bá èèyàn sọ̀rọ̀. Ẹni tí bá ṣẹ̀ mọ́ tó dùn, màá lọ bá, màá lọ bá sọ̀rọ̀. Lágbájá ǹkan tó ṣe tó dùn mi lẹ́lẹ́yìí o. Tà bá a dẹ̀ màá parí ẹ lójú ẹsẹ̀. Wàá jẹ́ pé kí n máa ní sínú tàbí kí n fu ouǹ gan láyè láti máa ní èmi náà sínú. Rárá mi ò kí n ṣe ǹkan bẹ́ẹ̀ yẹn. Èmi mo jẹ́ ẹ̀yàn kan tó jẹ́ pé tí bá kára máa ṣí kí iṣẹ́, mo máa fẹ́ kí gbogbo àwọn tá jọ kórawọ́ jọ ká máa náà kára máa ṣí kí iṣẹ́ ni. Bẹ́ẹ̀ ni, èmi ò ń tọ́ pínpín fún èèyàn, ẹni tó bá lè ṣe ni. Mi ò tí èèyàn sí ǹkan tí èèyàn lè ṣe. Bẹ́ẹ̀ ni, mo sì, mo sì buwọ́ fún pé ǹkan báyìí ni mo lè ṣe, ǹkan báyìí ni mi ò lè ṣe. Àṣìkò báyìí ni mo lè ṣe, àṣìkò báyìí mi ò lè ṣe. Olúkálúkú pẹ̀lú ti ẹ̀, èmi ò tí èèyàn sí ǹkan tí ọwọ́ e ò bá tó. Mo dé máa ń mú ìlérí mi ṣẹ ìlérí tí mo dẹ̀ máa ń ṣe, mo máa rí dájú pé ìlérí tí mo lè mú ṣẹ ni. Ǹkan tí owó mi ò tó mi ò kí ń fi gọ̀ǹgọ̀ fà á. Bẹ́ẹ̀ ni, tí a bá kórawọ́ jọ, tí a bá fẹ́ san ǹkan, tí bá rí pé èèyàn bi mẹ́wàá sí mẹ́rin, èèyàn bi mẹ́rin sí márùn-ún, ó ti ń sọ pé báyìí làwọn ṣe fẹ́ nínú àwa méje. Màá tẹ̀lé wọn ni. Màá tẹ̀lé wọn ni. Tí èèyàn márùn fi rí ǹkan tí mi ò le rí yẹn, a jẹ́ pé ò tọ̀ ọ̀rọ̀ ni. Mo máa ń gbìyànjú láti rí pé èmi àti ẹnikẹ́ni tí a bá ń sọ̀rọ̀ ọ̀rọ̀ wá yé ra wa. Kò ṣe pé mò ń sọ̀rọ̀ dáale kò gbọ́ tàbí òun náà ń sọ̀rọ̀ daale kò yé mi. Mo máà ń kọ́ gbọ́n lára wọn. Èmi jẹ́ ẹ̀yàn kan tó jẹ́ pé tí alábáṣepọ̀, àwọn alábáṣiṣẹ́ pọ̀ mọ́, tí wọ́n bá soriré, mo máa ń yín wọn, mo máa ń bá wọn yọ. Bẹ́ẹ̀ ni, mo jẹ́ ẹ̀yàn kan tí mo, mo jẹ́ ẹ̀yàn kan tó jẹ́ pé mo máa ń pọ́n àṣà wọn lé. Tí n bá rí pé ẹni báyìí ó máà ń fẹ́ ìdọ̀bálẹ̀ tí èèyàn bá fẹ́ kí tó dé jẹ́ wípé alàgbà, mo lè dọ̀bálẹ̀ fún mo sì mọ̀ pé bó ṣe ń kí ara wọn ni nínú ìlú wọn. Tí bá rẹ pé mi ò lè ṣe é, màá ṣàlàyé fún un. "Ah! Bá ṣe ń ṣe ní ilẹ̀ tíwa lé. Mi ò ní lè ṣe ǹkan bá, mi ò ní lè ṣe ǹkan bá. O rẹ́lẹ̀." Tí ìjà bá ṣẹlẹ̀, mo màá n fẹ́ te te parí rẹ̀. Èèyàn tó fẹ́ kí n kàn ma pe n le mo máà ń gbọ́rọ̀ sí wọn lẹ́nu tó bá sọ̀rọ̀ torípé kíni? Oníkálukú pẹ̀lú ọ̀rọ̀ tiẹ̀, òun ná wọ́n dẹ̀ máà ń gbọ́rọ̀ sí èmi náà lẹ́nu ǹkan bẹ́ yẹn làá fi ki jà ní ìbáṣepọ̀, wa máa ń dan mọ́ran ni. Kò sì jà, àyọ̀ àti àlàáfíà.

Báwo ni o ṣe máa ń gbọ́ ìró àwọn oníbàárà? Mo máa ń fara balẹ̀ gbọ́ ohun tó bá ń sọ̀rọ̀ ni. Torí pé tí ò bá ń ṣà wọ̀n ààní ta. Bẹ́ẹ̀ ni. Tí wọ́n bá sì ti ń sọ̀rọ̀, mo máa ń kojú sí wọn ni. Gbogbo nǹkan tí mo bá ń ṣe, mo máa ń fi ìlẹ̀ àwọn nìkan ni mo máa ń gbájú mọ́. Tí wọ́n bá ti ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn, èmi kì í fẹ́ sọ pé "à, ẹ ní súùrù, ẹ ṣe báyìí, ẹ ṣàwọ̀". Hunhun. Mà á jẹ́ kó sọ̀rọ̀ tán. Màá ní súùrù, màá fara balẹ̀, màá gbọ́ nǹkan tí wọ́n bá fẹ́ sọ. Mà á jẹ́ kó rí pé mo bá wọn wò. Óde yemi yékéyéké. Màá jẹ́ kan ṣàlàyé ara wọn dẹ́lẹ́dẹ́lẹ́. Bẹ́ẹ̀ni. Torí bí tí n bá ti ń sọ fún wọn pé "à, ẹ ní súùrù, ẹ ṣe gbá, ẹ ṣàwọ̀", ọ̀rọ̀ tó yẹ kó sọ gangan wọn ni sọ dé bẹ̀. Kò máa dà mo n pé wọ́n ń dè nǹkan sínú. Hmm, oun mo máa fi jẹ́ kó sọ gbogbo ọ̀rọ̀ tí wọ́n fẹ́ sọ tán. Ìgbà mì mo máa fi bèèrè bèèrè. Ṣé nǹkan báì lè sọ? Ǹkan báì lè sọ kó bá lè yemi ná. Tó bá dẹ̀ ní bẹ́ẹ̀ ni, bẹ́ẹ̀ ni, bẹ́ẹ̀ ni, màá ṣe wá ṣàlàyé. Kódà pẹ̀lú ọkàn tó mọ́n ni màá fi gbọ́ ohun tí wọ́n bá ń sọ. Torí ìgbà mì to bá ń sọ̀rọ̀ tí n bá farabalẹ̀ gbọ́ wọn, mo lè máa rò bo ya wọ́n ń tako mi ni. Tí mi o dẹ̀ ní mọ̀ pé èmi gangan kọ́, wọn kò fi n ṣàpéjúwe à bó fi ń sọ̀rọ̀. Mi ò fẹ́ kó jẹ́ pé tí n bá máa sọ̀rọ̀, o máa dìjà. Tó rí e mo ṣe máa ń ní súùrù. Ẹ̀lọ́mi ọ̀rọ̀ yìí lè ká lára dé bi pé pé a máa sunkún gan. Èmi ò lè fẹ́ràn nǹkan bẹ́ẹ̀ yẹn. Tí mo bá rí pé ẹni náà ti ń ti ń ká lára àbí n kankan, màá fara bẹ̀ wọ́n, kan máa bínú. Ìgbà mì mo máa dùpẹ̀ lọ́wọ́ wọn pé wọ́n ṣe ọ̀rọ̀ tó sọ. Bẹ́ẹ̀ ni. Torí tí wọ́n bá sọ fún wa pé nǹkan báyìí làwọn rí, nǹkan báyìí làwọn rí, a lè máa mọ̀. Màá sì fi kọ́gbọ́n. Imin máa kọ́lẹ̀ kí ba lè máa gbàgbé. Ìgbà mi de re, to bá ti ń sọ, màá túnsọ kó bá le alè jẹ́ pé mo gbọ́ wọn dáadáa. Ṣé nǹkan báì lè sọ? Ǹkan báì lè sọ kó bá lè yemi náà. Tó bá dẹ̀ ní bẹ́ẹ̀ ni, bẹ́ẹ̀ ni, bẹ́ẹ̀ ni, màá ṣe wá ṣàlàyé. Ohun tuntun mo máa ń fi bá wọn sọ̀rọ̀. Torípé kíni pẹ̀lú bá wọn ṣe ń bínú yẹn tèmi náà bá lọ ń bínú gbogbo ǹkan lè bàjẹ́. Bẹ́ẹ̀, mo máa ń pọ́n wọn lé gan gbogbo nǹkan to bá sọ náà ni mo máa ń mú lọ. Ìgbà tó bá yẹ, màá bẹ̀ wọ́n kan máa bínú. Ọ̀nà bá ṣe máa wá àtúnṣe, ohun máa má wá kiri. Mà á dẹ̀ ṣàlàyé pé okay, pé ó dáa. Ọ̀nà báyìí lè máa tẹ̀lé, ọ̀nà báyìí lè máa tẹ̀lé. Tó bá sì ti mu ọ̀rọ̀ wà bá mi bẹ́ yẹn, ẹsẹ̀kẹsẹ̀ náà ni màá ti mú lọ. Ni màá ti wá n nkan ṣẹ́ sí. Tó bá jẹ́ pé ó jẹ́ ǹkan tówo wọ́n o lè ká. Gbogbo àwọn oníbàárà mi mo máa ń fi àpọ́nlé àtọwọ̀ kiì. Kò sí ẹni tí mo le jú mọ́, kò sí ẹni tí mo kanra mọ́. Kódà gbogbo wọn ni mo níìfẹ̀ dẹ́ledẹ́lẹ́. Torí pé kí ni tí bá ń ṣe gbogbo nǹkan báyìí, wọ́n tún máa máa bá mí fa àwọn oníbàárà sí wá ni. Kódà gan an, tọ́ bá jẹ́ pé wọ́n ń bọ̀, wọ́n wá sọ́dọ̀ mi, wọ́n sì wá sọ̀rọ̀ sí mi ni, wọ́n sì wá ṣépè fún mi, mà á ní súùrù náà ni. Mi ní sọ̀ nkankan. Màá dákẹ́ to bá ti ṣe tán, màá bẹ̀ wọ́n, pé kan máa bínú. Mo máa rí gbogbo àwọn nkan báyìí bí àsìkò fún mi láti ṣe dáadáa sí wọn. Inú mi mọ̀n pé láwọn oníbàárà mi, kò sí ẹni kẹ́ẹ́nì tí n mi o nífẹ́ sí. Kò sí ẹni kẹ́ẹ́nì tí mi ò pọ́nlé, kò sí ẹni kẹ́ẹ́nì tí mi ò bọ̀wọ̀ fún. Tani mi ò kín kí. Mi ò fẹ́ràn kí emi àti oníbàárà mi ká jọ máa ni gbọ́nmi sí ọ̀tọ̀. Mi ò fẹ́ràn gbogbo nǹkan bẹ́ yẹn. Torí pé kíni àwọn tó bá ń kọjá, wọn ò ní sọ pé oníbàárà ló sọ̀ nkankan tó bí mi nú. Wọn máa ni báwo ni ìyá yìí ṣe wa n bo oníbàárà ẹ̀ sọ̀rọ̀ báyìí. Ṣe rí pé ǹkan beyen o tí ń lé àwọn èèyàn kúrò nìyẹn? Bẹ́ẹ̀ni. Tínu bá dẹ̀ ń bi mí, mo máa fẹ́ ní súùrù. Mi ò ní sọ̀ nkankan tọ́ bá ti ń sọ̀rọ̀. Màá tún bẹ̀ wọ́n náà nì kan máa bínú. Mo jẹ́ eyan kan tó jẹ́ pé èsì tí mo ba máa fún wọn á jẹ́ ǹkan tó máa wúlò fún wọn ni. Àwọn ǹkan tó bá jẹ́ ti oníbàárà mi, màá tọ́jú ẹ. Bẹ́ẹ̀ni. Mo sì máa pọ́n wọn lé nà pé, mo dẹ̀ máa ń sọ fún wọn náà pé ǹkankan tó bá ń jo yín lọ́kàn, tó bá jẹ́ pé ọjà tí a bá tà fún yín ẹ́ fẹ́ràn rẹ̀, àbí ẹ rí ẹ̀yàn kan tó jẹ́ pé ó fẹ́ ni bó ṣe jẹ́, àbí kò tẹ́ yín lọ́rùn, ẹ sọ̀rọ̀. A lè sọ fún àwọn tó ń kó wá fún wa pé nǹkan báyìí làwọn oníbàárà wa sọ. Wọn ò fẹ́ràn bó ṣe ta ọ́, wọn ò fẹ́ràn bí ó ṣe ja gbogbo ǹkan bẹ́ yẹn. Ni máa sọ fún wọn pé kan sọ. Ṣé ẹ rí? Ǹkan tó máa tẹ́ àwọn oníbàárà wa lórun, òun ló jẹ wá lógun. Òun ló jẹ èmi lógun. Bẹ́ẹ̀ ni. Ìgbà míì gan, ẹlòmi ara tí ò ní dà, àmọ́ torí ìfẹ́ tí ó ní sí wa, a bá wa lò, a wá pè wá lé, ló bá di ọjọ́ mi, a ṣàlàyé fún wa pé ko dáa.

Ṣé o máa kọ̀wé pẹ̀lú ọwọ́? Bẹ́ẹ̀ni, àwọn ìgbà ni mo máa ń fi ọwọ́ mi kọ̀wé. Mo máa ń lo bírò àti ìwé fún ohun tí mo fẹ́ kọ sílẹ̀. Ìgbà mí dẹ̀ ré, mo máa ń kọ àtẹ̀jíṣẹ́ fún ara mi pẹ̀lú ọwọ́ mi. Ìgbà mìíràn tí ó bá jẹ́ pé awà ní ìpàdé tí mo sì fẹ́ rántí gbogbo nǹkan tó bá sọ, màá fi ọwọ́ mi kọ sílẹ̀ ni. Mo sì fẹ́ràn kí màá fi ọwọ́ mi kọ nǹkan, ìyẹn ló tún máa ń jẹ́ kí tètè rántí. Bẹ́ẹ̀ni, ó máa dà gan, a jẹ́ kí tètè rántí. Kódà mo fẹ́ fẹ́ràn pé kí màá fi ìwé fọwọ́ kọ̀wé lọ ju kí màá lo kọ̀mpútà kankan lọ. Bẹ́ẹ̀ni, ojojúmọ́ ni mo máa ń kọ̀wé sí, mo máa ń fọwọ́ kọ̀wé sórí ìwé mi tí tọdọ tèmi gangan. Ọwọ́ mi náà mò ń fi kọ bóyá mo fẹ́ rá ǹkan lọ́jà ni, àbí mo fẹ́ rán ǹkan sílẹ̀, tí màá fẹ́ rántí ǹkan, bí nǹkan ṣẹlẹ̀ lónìí àbí mo fẹ́ rántí, àbí mo ní ibi tí mo fẹ́ lọ tí mo lè fẹ́ kọ́lé, ọwọ́ ni màá fi kọ sínú ìwé mi. Ṣé o ríi? Kí èèyàn máa fọwọ́ kọ ǹkan ẹ, ó máa ń ṣiṣẹ́ gan pẹ̀lú ọpọlọ. Èèyán a rántí bí èèyàn ṣe kọ, èèyán a rántí bí nǹkan tó ṣẹlẹ̀ lọ́jọ́ náà ṣe ṣẹlẹ̀, nǹkan tó fi dáa kí èèyàn máa fọwọ́ kọ ìwé lọ́pọ̀lọpọ̀ ìgbà ni. Èmi fẹ́ràn pé kọwọ́ mi máa kọ ìwé mi, bẹ́ẹ̀ni, a, ó máa ń mú mi rántí ǹkan dáadáa ni. Ìgbà mí dẹ̀ ré, tí ó bá jẹ́ pé mo fẹ́ kí èèyàn kan ṣe, màá wá fọwọ́ mi kọ, wọ́n á lè mọ̀ pé ó ti ọkàn mi wá. Bẹ́ẹ̀ni, tí màá fẹ́ rá ǹkan, pé ó dáa o, ǹkan báyìí ni mo fẹ́ ṣe lọ́la, ǹkan báyìí mo fẹ́ ṣe lọ́sẹ̀ tó ń bọ̀, màá fi ọwọ́ mi kọ sínú ìwé mi. Tí ó bá jẹ́ pé mo fẹ́ kọ nǹkan tí a sì máa kí àwọn èèyàn, ọwọ́ mi náà ni màá fi kọ. Bẹ́ẹ̀ni, gbogbo nǹkan tí mo bá fẹ́ ṣe lọ́jọ́ yẹn, bóyá mo fẹ́ ra omi ni o, mo fẹ́ ra bàtà ni o, mo fẹ́ ra aṣọ ni o, màá fi ọwọ́ mi kọ. Bẹ́ẹ̀ni, tí màá fẹ́ kí àwọn ọ̀rẹ́ mi, màá kọ àtẹ̀jíṣẹ́ sí wọn, màá fi ọwọ́ mi kọ, màá sì rán fìráníṣẹ́ sí wọn. Bẹ́ẹ̀ni, bóyá mo fẹ́ kọ ìtàn tàbí mo ní kí ǹkan kọ sílẹ̀, ọwọ́ mi náà ni màá fi kọ. Ìgbà mí gan, mo kò máa ń fi ọwọ́ mi kọ ìwé kí balẹ̀ ríbí àti kọ ìwé mi ṣe mọ́ sí mi. Bẹ́ẹ̀ni, mo máa ń kọ àwọn nǹkan tí ó jẹ́ pé mi ní gbàgbé náà, mo máa fọwọ́ kọ sílẹ̀. Bẹ́ẹ̀ni, àwọn iṣẹ́ tí mo máa fẹ́ ṣe, bóyá mo fẹ́ lọ gbé fáìlì fún ọ̀gá láàárọ̀ tàbí mo fẹ́ jẹun lọ́sàn, mo fẹ́ ṣe nkankan lálẹ́, gbogbo ẹ ni màá fi ọwọ́ kọ sílẹ̀. Ètò èrò tí mo máa ń rò gan lọ́kàn tí mi ò fẹ́ gbàgbé, màá fi ọwọ́ kọ sílẹ̀. Ìgbà mí tín bá lálà ti ò dáa, màá sáré fi ọwọ́ kọ sílẹ̀. Tí bá wà nínú ìpàdé ìgbà mí, tí bá rí pé èmi ló kan láti kọ ohun kan tó báa sọ sílẹ̀, màá fi ọwọ́ kọ sílẹ̀. Tí ó bá jẹ́ pé mò ń kàwé náà ni, mi sì fẹ́ gbàgbé àwọn nǹkan tí ó jẹ́ pé o ní ìwúlò bẹ̀, màá fi ọwọ́ kọ sílẹ̀. Ìgbà mí gan bóyá mo lọ ra ǹkan, wọ́n fún mi ní ìwé tó fi hàn pé mo ra ǹkan lọ́dọ̀ wọn, mo lè fi ọwọ́ kọ sínú rẹ̀ sílẹ̀ lórí ìwé kan, kan ba le rí pé iye báyìí, ọjọ́ báyìí, ǹkan báyìí ni mo rà. Bẹ́ẹ̀ni, kí màá fi ọwọ́ kọ nǹkan máa jẹ́ kó kan mi balẹ̀. Gbogbo ara mi máa ń tutù, ṣẹ̀ mọ? Mo máa ní gbogbo ara mi, gbogbo ara mi, ara ọkàn mi á balẹ̀. Tí ó bá jẹ́ pé mo dẹ̀ fẹ́ kí èèyàn pé èèyàn ṣe ìgbéyàwó tàbí èèyàn ṣe ọjọ́ ìbí tàbí èèyàn ṣe ìkọ́mọ, mo lè fi ọwọ́ kọ gbogbo ǹkan tí mo báa fẹ́ kọ sílẹ̀, màá dẹ̀ fi jíṣẹ́ sí wọn. Bẹ́ẹ̀ni, ó sì mo ìwé kan tí mo máa ń mú dàni. Ìwé mi, gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ lọ́jọ́ ayé mi, èèyàn bá mi nínú jẹ́ ni o, èèyàn fún mi ní nǹkan ni o, èèyàn rán mii ṣẹ́ ni o, gbogbo ẹni mo máa kọ síbẹ̀. Torí pé kí n fi ọwọ́ kọ nǹkan yẹn, ó máa ń jẹ́ kí mo mọ̀ pé ilé ayé mi, èmi gángan ni mò ń darí rẹ̀. Bẹ́ẹ̀ni, ìgbà mí gbogbo nǹkan tó bá jẹ́ pé mo fẹ́ ṣe, tí mo fẹ́ mú jáde láàára ǹkan tí mo ní ó dáa, ọjọ́ báyìí, ọjọ́ báyìí, ǹkan báyìí ni mo fẹ́ ní ní ayé mi, gbogbo ẹni mo máa fi ọwọ́ kọ sílẹ̀. Bẹ́ẹ̀ni, tí ó bá jẹ́ pé mò ń rán wọn kan ni, mò ń rò pè iṣẹ́ wo mo lè ṣe, ọ̀nà wo mò lè gba, gbogbo ẹni mo máa fi ọwọ́ kọ sílẹ̀. Bẹ́ẹ̀ni, ìgbà mí tí ó bá jẹ́ wí pé wọ́n gbé iṣẹ́ lé fún wa pé ká lọ ṣe nílé, gbogbo ẹ ni màá fi ọwọ́ kọ. Mo tìẹ́ máa ń ṣe dáadáa nílé ìwé nígbà tí mo sì wà nílé ìwé, gbogbo nǹkan tó bá rán wa, wọ́n rán wa ní kí ni o, wọ́n ní ká ṣe nǹkan ni o, wọ́n ní ká ṣe gbá ni o, gbogbo ẹ ni mo máa fi ọwọ́ kọ sílẹ̀ lórí ìwé tí ìwé mi máa kún, màá tún lọ ra ìwé sí. Bẹ́ẹ̀ni, tí ó bá jẹ́ pé mo fẹ́ dára lójú pé gbogbo nǹkan máa dà, màá tún fi ọwọ́ kọ sílẹ̀. Bẹ́ẹ̀ni, gbogbo àwọn ọjọ́ ìbí ẹbí mi, gbogbo ẹni mo ti fi ọwọ́ kọ sílẹ̀.

Ìgbà mélòó ni ìrìn àjò rẹ lọ sí ibi iṣẹ́ máa ń gba? Ojoojúmọ́ ni mo máa ń lọ sí ibi iṣẹ́ o. Ojoojúmọ́ ni mo máa ń dé ibi iṣẹ́ mi. Ìgbà mìí mo lè fẹ́ ṣe rìn dé ibi iṣẹ́, ìyẹn tó bá pé mi ò rí ọkọ̀. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà mìí kódà ojoojúmọ́ gan-an ni mo máa ń lọ sí ibi iṣẹ́. Mo máa ń lọ sí ibi iṣẹ́ ní ẹ̀marùn lọ́sẹ̀. Bẹ́ẹ̀ni, ẹ̀marùn lọ́sẹ̀ mo máa ń lọ sí ibi iṣẹ́. Bí a ti ṣe yẹn bá pọ̀ jù, o máa fẹ́ tó ẹ̀mẹ́fà lọ́sẹ̀. Bẹ́ẹ̀ni, ẹ́, ọkọ̀ akérò mo máa ń sábà gbé lọ nígbà mi. Ìgbà mì sì ní, máa wà ará mi lọ sí ibi iṣẹ́. Bẹ́ẹ̀ni, kí n tó lọ ibi iṣẹ́ bẹ́ẹ̀ yẹn, màá ti ṣetọ́ gbogbo nǹkan tí mo bá fẹ́ ṣe. Ọmọ létò ni mí, gbogbo kan tí mo bá fẹ́ ṣe, màá ti fi sí àsìkò tó yẹ kí n ṣe. Iye wákàtí tí mo máa lò tí màá fi ṣe nǹkan, màá ti mọ̀ sílẹ̀. Ìgbà mìí, ó lè jẹ́ ọjọ́ tí mo lè rìn ìrìnàjò. Bẹ́ẹ̀ni, bá ti kúrò lárọ̀ kùtùkùtù, màá rí dájú pé sùkẹrẹ ọkọ̀, fàkẹrẹ ọkọ̀, kan kò ní wà lójú ọ̀nà kó tó di pé mo kúrò ilé. Ó máa padà, ó máa ń sábà ṣẹlẹ̀ bóyá bí ọwọ́ ààrọ̀, bóyá bí ọwọ́ ago mẹ́fà yẹn. Tí n bá ti kúrò lọ́wọ́ ago mẹ́fà, màá máa dé ibi iṣẹ́ mi bóyá bí ọwọ́ ago mẹ́jọ, àbí mẹ́jọ àbọ̀. Tí ń bá sì ṣetán ní ibi iṣẹ́, mò ń lọlé mi nìyẹn. Mi ò kí n pé mi ń yábo mi. Bẹ́ẹ̀ni, ìgbà mìí ó lè jẹ́ pé iṣẹ́ tó bá gbé fún mi, ó dáa yàtọ̀, kò sí nǹkan tí mo lè ṣe lé, mo lè rìn ìrìnàjò lọ sí ibẹ̀. Ìgbà mìí sì ní, tí ó bá jẹ́ pé ibi ọ̀nà náà jìn, mo lè rìn ìrìnàjò tó jẹ́ pé ó gùn gan-an kó lè gbé mi dé ibi tí mo ń lọ. Bẹ́ẹ̀ni, ibi iṣẹ́ mi máa ń, ó máa ń jìnà bá mi, ìyẹn tí sùkẹrẹ ọkọ̀, fà kẹrẹ ọkọ̀ bá wà lójú ọ̀nà. Èmi ò sì fẹ́, èmi ò fẹ́ràn pé kí n máa pẹ́ lọ ibi iṣẹ́, a máa dà bí i pé mi ò mú iṣẹ́ mi ní iṣẹ́, àbí mi ò mú iṣẹ́ mi lókun kúndùn. Ohun kan bẹ́ẹ̀ yẹn ni mo máa ń sá fún, mi ò kì í fẹ́ rárá rárá rárá ni. Mo máa ń sábà rìn ìrìnàjò láàárọ̀ àti ní ìrọ̀lẹ́ lọ́pọ̀ ìgbà. Torí pé kíni, mi ò fẹ́ ìdí lọ́wọ́ kankan lójú ọ̀nà. Bẹ́ẹ̀ni, ó lè jẹ́, mo lè jẹ́ nǹkan tó jẹ́ pé ọ̀nà tí mo bá ń lò, ìgbà mìí mo lè, mo lè lo ọ̀nà mi. Kò ṣe pé gbogbo nà mo máa ń lo ọ̀nà tí mo máa ń lò lọ sí ibi iṣẹ́. Bẹ́ẹ̀ni, ìgbà mìí ó lè jẹ́ pé àwọn tájọ́ ń bá ara wa ṣíṣe, a máa padà wá lójú ọ̀nà, gbogbo wa máa jọ dé ibi iṣẹ́ pọ̀. Ìgbà mìí sì ni, ó lè jẹ́ pé tó jù ọjọ́ bá rí bákan, tí o jẹ́ pé láàárọ̀ kùtu bóyá mọ jí, òjò ti rọ̀, àbó òjò ṣin rọ̀, bóyá yà bí ó ń lọ bí ọwọ́ ọ̀sán, bí a bí ago mẹ́sàn kí n tó kúrò lé. Bẹ́ẹ̀ni, mi ò kì í kórí bójò. Mi ò jẹ́ fẹ́ràn pé kí èèyàn tì, torí tì èèyàn bá korí bójù gbogbo èèyàn, aṣọ èèyàn á ti tutù, èèyàn á máa rí wọ́go wọ̀go láàárọ̀ kùtùkùtù. Mi ò fẹ́ gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn. Bẹ́ẹ̀ni, tí bá rí pé oòrùn ràn jù láàárọ̀, tàbí àsìkò tí mi ti kúrò lẹ́ bóyá bí ọwọ́ aago mẹ́fà, ọwọ́ aago mẹ́jọ mo sì wá, tó oòrùn dẹ̀ ràn, mo lè ní sùúrù di ọwọ́ aago mẹ́sàn kí n tó kúrò lẹ́. Ìgbà mìí dẹ̀lé, mo máa ń fẹ́ pẹ́ dé dáadáa. Mo sì mọ̀ pé olúkalúkọ́ á ti lọ sí ibi iṣẹ́, a ti dé ibi iṣẹ́, èèyàn máa tètè jẹ́ kí èmi dé ibi tí mo ń lọ. Bẹ́ẹ̀ni, gbogbo ǹkan bẹ́ yẹn ni mo máa ń tò, òun dẹ̀ ni mo máa ń wò. Mi ò fẹ́ wàlá, mi ò fẹ́ nǹkan tí ó jẹ́ pé ó máa ní mi lára, tàbí o máa ti rẹ̀ mi kóto di pé mo bẹ̀rẹ̀ iṣẹ́ gan-an. Bẹ́ẹ̀ni, mio dẹ̀ fẹ́ ìdí lọ́wọ́ kankan ẹni k'ẹni tí n bá rí pé ó ń di mi lọ́wọ́ mo ma já lẹ̀ ni. Bẹ́ẹ̀ni, mo ń mú iṣẹ́ mi lókun kúndùn, mi ò kí ń fi iṣẹ́ mi ṣere, torí nǹkan tó ń mú oúnjẹ wa fún mi nìyẹn. Ìgbà mìíràn ó lè jẹ́ pé tí a bá fẹ́ lọ ṣe ìpàdé níbò mi, a máa rìn ìrìnàjò ni. Bóyá alè lo wákàtí mẹ́ta lójú ọ̀nà, èyí tí ó bá ń ṣí sùkẹrẹ fàkẹrẹ ọkọ̀, àti bóyá kó jìnà jù. Tó bá yẹ pé nǹkan tó ń súnmọ́ bóyá wákàtí kan, a máa dé ibi táa ń lọ a máa ṣe nǹkan táa máa ṣe. Lẹ́yìn bóyá bí wákàtí mẹ́rin àbí mẹ́ta tí a ti lò níbẹ̀, a máa padà sí ibi iṣẹ́ kóto di pé a bẹ̀rẹ̀ sí ní lọlé. Ìgbà mìíràn dẹ re bóyá a fẹ́ lọ ṣe-- wọn fẹ́ lọ kọ́ wa ni ǹkan. Bẹ́ẹ̀ni, kí ó jẹ́ kí wọn fẹ́ kó wa nǹkan kí òye wa tún pọ̀ sí i, mo lè kúrò ní ibi iṣẹ́ ká tún rìn ìrìnàjò. Tí a bá dẹ̀ lọ́ nígbà mi, mo máa ń gbọ̀ orin tàbí ká máa gbọ́ podcastì l'oríṣiríṣi bẹ́ẹ̀ yẹn. Ìgbà mìíràn, mo máa rí, àti ìgbà tí mo máa ń lọ ibi iṣẹ́ yẹn, mo máa rí bí ìgbà láti súnmọ́ àwọn òṣìṣẹ́ ìyókù. A máa fi ìbára wa sọ̀rọ̀, a máa j'omi toro ọ̀rọ̀. Bẹ́ẹ̀ ni, a máa tún fi mọ́ ara wa dáadáa. Ìbáṣepọ̀ wa tún fẹ́ dánmọ́rán. Mo máa fi ń fẹ́ràn pé, ká máa rìn ìrìnàjò tí a bá fẹ́ lọ ibi iṣẹ́. Bẹ́ẹ̀ ni, èmi jẹ́ kan tó jẹ́ pé mi ò kí ń náwó nínàkú náà. Kí èèyàn máa ra nǹkan, kí èèyàn máa wọ ọjọ́ ọ̀la, mi ò kí ń fẹ́ rárá ni. Mo máa ń, mo máa rí dájú pé gbogbo nǹkan tí a bá máa lò kóto di pé à ń rìn ìrìnàjò wa, gbogbo ẹ ló ti wà létò. Gbogbo wa sì ní, á ti ṣetán láti ṣiṣẹ́ wa ibi iṣẹ́. Bẹ́ẹ̀ ni, èmi ò fẹ́ràn pé kí gbogbo ǹkan tí a bá ṣe, kó máa dàrú, mi ò fẹ́ rẹ̀.

Báwo ni o ṣe máa ń lo àkókò pẹ̀lú ẹbí rẹ? Ọ̀pọ̀lọpọ̀ gbà tí mo bá láyè náà ni màá ń lo àkókò pẹ̀lú ẹbí mi o. Bẹ́ẹ̀ ni, mo máa ń bá wọn jẹun nígbà tí ayé bá wà. Mo máa ń bá wọn sọ̀rọ̀ bóyá pé ayé wà fún mi láti bá wọn sọ̀rọ̀. Kò tíẹ sí ààyè tí mi ò bá ní tí mi ò kí ń bá àwọn ẹbí mi, tí mo kì í lọ sọ́dọ̀ àwọn ẹbí mi. Bẹ́ẹ̀ ni, n màá sọ fún wọn gbogbo nǹkan tí mo bá ṣe n biṣẹ́, bó jọ mi ṣe ń lọ, àwọn nǹkan tí mò ń jẹ, ibi tí mo bá lọ, gbogbo nǹkan bẹ́ mi máa ń bá wọn sọ. Àtujọ́ máa máa bára wa sọ̀rọ̀, a máa máa bára wa rẹ́rìn-ín, a tì máa ń bára wa jáde. Bẹ́ẹ̀ ni, tí n bá lọ sí ilé ẹbí mi bẹ́ẹ̀ yẹn, màá lọ bá wọn gbálẹ̀ ni, màá bá wọn fàṣọ́ ni. Ǹnkan tí mo bá lè bá wọn ṣe ni màá mú ṣẹ. A jọ máa wo tẹlifíṣàn ni, a jọ máa bára wa sọ̀rọ̀ ni. Kódà tí n bá fẹ́ lè fún wọn lówó máa fún wọn lówó. Tó e pé á ń ṣe ìnáwó ni màá tún bá wọn ṣe n bẹ̀, màá dúró tìwọn, màá lọ bí àbí ọjọ́ mélòó kan màá tó lò tiwọn. Ngbà mí à tún máa ń kóra wá jáde, a mọ́ lọ sí bóyá ibi tọ́ n ti ń jẹun ni àbí ibi tọ́ n ti ń ṣeré ni a máa kóra wá jáde, màá lọ bárawa ṣe eré. Ǹnkan bẹ́yen bẹ́yen mi màá ń bá àwọn ẹbí mi ṣe. Ìgbà mí tó bá yẹ pé ọ̀nà wa jìn, màá pé wọn lórí fóònù mi, màá fi bèrè àlàáfíà wọn gbogbo wọn ni màá pè dé lé. Bẹ́ẹ̀ ni, tọ́ n bá fún mi ní ìmọ̀ràn, màá gbà á. Tọ́ n bá fún mi lówọ̀ gan, màá tún gbà. Bẹ́ẹ̀ ni, gbogbo ìmọ̀ràn wọn, gbogbo ìtọ́jú, gbogbo ìlànà gbogbo ẹ̀ ni mo máa tẹ̀lé. Tó n bá fẹ́ ṣe ọjọ́ ìbí ni, a bá fẹ́ ṣayẹyẹ kan inú ẹbí wa gbogbo wá máa kóra wá jọ, a máa kóra wá jọ, a máa bá ara wa ṣe eré, a máa bá ara wa ṣe gbogbo nǹkan ni. Bẹ́ẹ̀ ni, tó bá yẹ pé ẹbí mi fẹ́ ní ó nílò ìrànlọ́wọ́, ránlọ́wọ́ màá ṣe ìrànlọ́wọ́ tí mo fẹ́ ṣe. Tó bá yẹ pé a ní ìnáwó kan ta bá fẹ́ ṣe, máa, màá de bẹ́ẹ̀ lágbára Ọlọ́hun. Ngbà mìí gàn a tún máa ń ta eré ayò papọ̀. Bẹ́ẹ̀ ni, àwọn tọ́ n bá jẹ́ àbúrò mi to yẹ pé iṣẹ́ to gbé wá láti ilé ìwé wọn, wọn fẹ́ ṣe léni, màá tún bá wọn ṣe. A máa dáná oúnjẹ, a máa gbé nǹkan máa fi paanú. Ah! Kódà ti àwọn ẹbí máa ń sọ̀rọ̀ toyẹ̀ pé ó ní í ṣe ó ní ó jẹ́ nlá, a kú, ó jẹ́ nǹkan kàn toye pé ó kanlẹ̀nu gan, gbogbo náà ni màá bá wọn dá sí. A jọ máa ń gbádùn àpapọ̀ bí ẹbí ni. Kódà nǹkan tó bá tún kọ́ mi àti to ti kọ́ mi tẹ́lẹ̀ àti n to ye ṣẹ̀ kọ́ mi níìsìn, gbogbo ẹ náà ni màá pé àwọn àbúrò mi fún, gbogbo wọn máa kóra wá jọ, a máa bá ara wa sọ̀rọ̀. Ìgbà mí à lẹ́rìn, ká lọ gbátẹ́gùn níta kí gbogbo wa fi ẹsẹ, ká tún fi pa iyẹ̀pẹ̀ lọ ká pa iyẹ̀pẹ̀ bò. Ngbà mí dèérè tó bá yẹ pé àsìkò ìsinmi ni àbí bóyá àsìkò ọdún, bì ibiṣè wá le fún wa ní ààyè, màá lọ lọ pẹ̀lú àwọn ẹbí mi, a jọ máa jókòó. Kódà a tu jọ lọ lọ ìlú, ìlú ìbò, ká lọ gbátẹ́gùn òtútù tí wọ́n náà ká bá ti ṣe tán ká máa bọ̀ wá lé. Ngbà mí èmi máa mo ń sábà pé ẹbí pọ̀, màá dáná loríṣìíríṣìí, gbogbo wọn wá jẹun kí nǹkan tún fi rí wọn náà ni. Ngbà mí sì nìyí ó lè jẹ́ pé oúnjẹ náà ta bá sè nínú ilé, a máa gbé lọ ta ká lọ jẹ́ n ta. Kò n sí ìtànúlé o pé a jáde, ká lọ sí ibi tí ayé bá wà, a gún jẹ síbẹ̀, a jẹun, a ṣẹ̀yààyà, a ṣeré, gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn, òhun ni. Ìgbà mí gan-an a jó le jọ máa gbọ́ orin pọ̀, ká jọ máa jó pọ̀. Ǹnkan bẹ́ẹ̀ mo máa ń bá ẹbí mi ṣe. Kò sí ohun kan, kò sí àsìkò kankan tí mi ò kí ń lọ pẹ̀lú àwọn ẹbí mi. Ọ̀ọ́, ṣoro la fẹ́ sọ ni o. Ṣẹ́rin la fẹ́ rín ni o. Kódà kí wọ́n máa ṣe kí ẹ tá, tá a ní ìfẹ́ sí àtàwọn ta ní gbogbo wa le máa ṣe eke e, gbogbo wá máa jọ́mi torí wọ̀n. Ọ̀rọ̀ tó bá ti ṣẹlẹ̀ tí pé tí ìjà kan bá wà, a máa parí ẹ́, a máa rí i dájú i pé a parí ẹ́ kó luka lukuu tó túká. Bẹ́ẹ̀ ni, to bá di ọwọ́ ìrọ̀lẹ́ bẹ́ẹ̀ yẹn, a lè ṣe oúnjẹ loríṣìíríṣìí. Kò n ṣe pé bóyá bí ìrẹsì o. A lè ṣe bóyá bí asun, a lè ṣe kuku bóyá bí ẹdìyẹ ká dín ká dẹ fata yí díẹ̀ ká wá gbé ọ̀tí lè tàbí ká gbé omi le ká wá máa bá ara wa sọ̀rọ̀ ọ́na. Ká máa bá ara wa jómi torí ọ̀rọ̀ kí wọn máa bá ara wa sọ oríṣìíríṣìí. Mo máa nífẹ̀ẹ́ ẹbí mi, torí pé kí ni wọ́n dúró ti mi, wọ́n tọ́jú mi. Gbogbo nǹkan tí mo fẹ́ lẹ ẹbí mi ṣe fún mi, dandan ni kí èmi náà ṣe mẹ́wàá mẹ́wàá fún wọn. Ngbà mí gbogbo wá máa dúró pé a máa jọ dáná. Ngbà mí a jó máa ṣàwàdà à tún máa fi bàbá bàbá wa ṣàwàdà, a máa fi ìyá ìyá ìyá wa ṣàwàdà. Bẹ́ẹ̀ yẹn bẹ́ẹ̀ yẹn, gbogbo nǹkan bẹ́ẹ̀ la a jọ máa ń bá ara wa ṣe nínú ẹbí mi. Mo máa bá wọn jí ṣẹ́ ngbà mí torí èmi ní ọkọ̀ tí mò ń lo. Tọ́ bá ye n pé ǹnkan tí wọ́n lè fẹ́ ṣe rín ni, màá gbé ọkọ̀ tẹ́ mi, a máa máa fi jí ṣẹ́ tán ọnà. Ngbà mí tí n bá dé ilé ẹbí mi bẹ́ẹ̀ yẹn, wọ́n á máa béèrè pé ọkọ mi ńkọ́, ọmọ ńkọ́ gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn kọ́. A tún máa fi mí ṣe yẹ̀yẹ, a máa ṣe ẹwo, ìfẹ́ tó wá ń nu ẹbí mi kódà ó jẹ́ ǹnkan ye n pé àwọn ẹbí yòókù wọn máa n fi í tọrọ ni. Ìgbà mí a kò lè gbé tábìlì àti ibi ìjókòó ká gbé síta kí gbogbo wa jókòó síta ká jọ máa jẹun, ká jọ máa ṣe oríṣìíríṣìí. Tó yẹ̀ pé àwọn tó jọ ń bá wa gbé gan àti àwọn tó ń kọjá lọ, àwọn náà wá mú ìjókòó gbogbo wá jókòó pọ̀, a máa sọ̀rọ̀, a máa ṣàwàdà, a máa rẹ́rìn-ín, inú máa wá dùn. Àmọ́ iye ìgbà tó yẹ́ pé tí n bá délẹ́ gàn ní inú mi tó máa ń dùn. A ti maá dàgbe ororun ọ, àmọ́ tẹmì bá wá pẹ̀lú ẹbí inú èèyàn gan a dùn ayọ̀ a.

Ṣé o jẹ́ ènìyàn tí ó máa ń ṣe ètò ǹkan? Bẹ́ẹ̀ni, elétò ni mí, mo máa ń tò ǹkan mi dáadáa ni. Mo máa ń fẹ́ràn pé gbogbo ǹkan tí mo fẹ́ ṣe, mo rí na rí dáadáa. Mo ti mọ̀ pé ǹkan báyìí ni màá ṣe báyìí, ǹkan báyìí ni màá ṣe sásìkò yìí, ǹkan báyìí ni màá ṣe fún iye wákàtí yìí. Gbogbo ǹkan bẹ́ẹ̀ ni mo máa fẹ́ ràn án. Kódà mo ti kọ́ sílẹ̀ gan, gbogbo ǹkan tí mo bá fẹ́ ṣe bóyá bí ọjọ́ kan, tàbí ǹkan tí mo fẹ́ ṣe lọ́jọ́ méjì, lọ́jọ́ mẹ́ta, gbogbo ẹ̀ ni mo ti kọ́ sílẹ̀. Mo ti mú ǹkan tí màá wọ̀ kọ́ ṣe láàkọ́kọ́, ǹkan tí màá ṣe lẹ́ẹ̀kejì, lẹ́ẹ̀kẹta, bẹ́ẹ̀yẹn bẹ́ẹ̀yẹn ló máa ń tẹ̀lé ra wọn. Kódà ọ̀sẹ̀ tó ń bọ̀ gan, màá ti mọ̀ ǹkan tí mo fẹ́ ṣe. Ǹkan báyìí ni màá ṣe lọ́jọ́ ajé, ǹkan báyìí ni màá ṣe lọ́jọ́ ìṣẹ́gun, ǹkan báyìí ni màá ṣe lọ́jọ́ ọrú, ǹkan báyìí ni màá ṣe lọ́jọ́ bọ̀, ǹkan báyìí ni màá ṣe ní ọjọ́ ẹtì, ǹkan báyìí ni màá ṣe lọ́jọ́ àbámẹ́ta. Gbogbo ǹkan bẹ́ẹ̀ yẹn mo ti mọ̀. Ọ̀sẹ̀ ọ̀sẹ̀ dẹ̀ ni mo máa ń kọ gbogbo ǹkan tí mo fẹ́ ṣe. Tí bá ti ṣe gbogbo ǹkan tí mo fẹ́ ṣe lọ́sẹ̀ yìí tán, ọ̀sẹ̀ kejì màá ti kọ gbogbo ǹkan tó yẹ kí n ṣe. Tí bá rí pé ǹkan kan ò wá tẹ̀lé gbogbo ǹkan tí mo kà là sílẹ̀, mi ò kí ń ba ara mi lẹ́rù. Màá ṣe mọ́ ọ́nà ni, màá mọ bí màá ṣe ṣe tí màá tutọ́. Kódà gbogbo ǹkan tí mo fẹ́ jẹ́ nínú ayé mi tí ó jẹ́ kí mo fẹ́ kojọ́, gbogbo ẹ̀ ni mo ti kọ́ sílẹ̀. Ǹkan báyìí ni mo fẹ́ ṣe ni o. Ǹkan báyìí ni mo fẹ́ dà ni o. Ọ̀nà tí mo fẹ́ fi da leleyi mo ti kọ́ sílẹ̀. Mo máa ń jẹ́ ǹkan tó jẹ́ pé tí ǹkan bá ti fẹ́ máa pọ̀ jù, mo máa ń ṣe ní kéékèékee keekéékèé. Bẹ́ẹ̀ ni. Tó rí pé ǹkan tí mo fẹ́ ṣe kò lè tán nínú ọ̀sẹ̀ kan, màá gẹ́ kélekéle kélekéle. Màá lè rí, màá le rí i ṣe boya ní ọ̀sẹ̀ méjì, àbí ọ̀sẹ̀ mẹ́ta tó ń bọ̀. Àwọn ǹkan tó wá jẹ́ pàtàkì jù, òun máa sábà gbé lálakoju lala koko. Òun máa sábà kojú mọ́ jù. Bẹ́ẹ̀ ni. Kò sí pé àwọn ǹkan yòókù ò wúlò o, àmọ́ elèyi fẹ́ ṣe pàtàkì jù. Ibi kí ibi tí mo bá lọ, tí mo bá rí pé màá ti kọ́ sílẹ̀ pé ǹkan báyìí mo fẹ́ lọ ṣe ńbí báyìí, ìgbà tí màá dé bẹ̀rẹ̀ lélẹ̀yi, ìgbà tí mo dẹ̀ máa kúrò lélẹ̀yi, kódà owó mi gan ni mo máa fi ń kọ́lẹ̀. Bẹ́ẹ̀ ni. Mi ò kí ń lo kọ̀m̀pútà tàbí fóònù kọ́ sílẹ̀. Bẹ́ẹ̀ ni. Oúnjẹ tí mo máa fẹ́ jẹ, màá ti mọ̀ pé ǹkan báyìí ni màá jẹ láàárọ̀ ọjọ́ kejì, ǹkan báyìí ni màá jẹ lọ́sàn-án, ǹkan báyìí ni màá jẹ lálẹ́. Ibi kí ibi tí mo bá ti ń ṣiṣẹ́, màá to dáadáa ni. Tó jẹ́ pé ó ma mọ̀ ẹni kẹ́ẹ́nì tí mo bá rí nùú tí èèyàn bá-- kódà màá mọ̀ pé èèyàn mú ǹkan lórí tábìlì mi, torí pé mo kí ni, èmi ni mo ti tò ó síbẹ̀. Mo ti mọ bí mo ṣe tò ǹkan mi tí mo dẹ̀ kí n gbàgbé láíláí àti láíláí. Ìgbà mi tó yẹ pé mo fẹ́ lọ ibi kan, mo dẹ̀ fẹ́ rán tí, gbogbo ẹ̀ ni mo máa kọ́ sílẹ̀. Tàbí kí n tẹ̀ lórí fóònù mi kó ba lè rán mi létí. Bẹ́ẹ̀ ni. Ṣé rí gbogbo àwọn bí mo ṣé ń náwó, bí mo ṣé ń rán ǹkan gbogbo ẹ̀ ni ló lè tò. Mi ò de dé ló rán ǹkan lójooju ọ̀nà. Bẹ́ẹ̀ ni. Mo dè dé rán ǹkan. Gbogbo è tó bá wọ inú ilé ìfowópamọ́ mi ní èní, mo ti mọ bí mo ṣe máa ná. Mo ti mọ àwọn ǹkan tí màá tọ́jú, àwọn èyí tí mi ò ní tọ́jú, àwọn èyí tí màá fún ẹbí, àwọn èyí tí, àwọn èyí tí mo máa ná, gbogbo ǹkan bẹ́ẹ̀ yẹn mo ti mọ̀. Mo ti tò gbogbo ẹ sílẹ̀ moti se. Mo ti sọ pé àsìkò báyìí ni màá lọ bá ẹbí mi, àsìkò báyìí ni mo dẹ̀ máa padà. Mo ti sọ pé àsìkò báyìí ni màá rìn àjò tí mo fẹ́ rìn, àsìkò báyìí ni màá padà. Lá-- mo lámo ìgbà, màá ti mọ gbogbo ǹkan tí mo ti ṣe tẹ́lẹ̀. Tí bá rí pé ó bá ìlànà mi mú, gbogbo ǹkan tí mo bá fi sílẹ̀, mo máa dùn, ayọ̀ mi máa kún. Ìgbà mí tí bá rí pé ǹkan fẹ́ rí bákan, mo ti mọ̀ bí màá ṣe ṣe gbogbo ètò mi. Màá wá, bí màá ṣe fi sáàrìn tàbí ẹ̀gbẹ́ tàbí iwájú tàbí ẹ̀yìn, gbogbo ǹkan bẹ́ẹ̀ kò wà ní nimi lára. Bẹ́ẹ̀ ni. Àyà wà fún mi láti ro oríṣiríṣi ǹkan. Ǹkan pé ó ń bá à lè, ayọ̀ mi á kún torí pé kí ni gbogbo ẹ̀ ni mò ń lò létò létò létò. Ìgbà mí tí mo fẹ́ kọ́lọ́ ni mo ti sọ pé àsìkò báyìí, ọdún báyìí ni màá kọ́lẹ̀. Mo ti mọ̀ pé iye báyìí ni mo máa kojọ́ kóto dipé mo bẹ̀rẹ̀. Tó bá jẹ́ mo fẹ́ ra ọkọ̀ náà ni mo sọ pé iye báyìí ni mo máa kojọ́ kóto dipé mo ra ọkọ̀. Mo ti mọ ibi tí mo ti fẹ́ lọ rà á, mo ti mọ iye tó ń tà á, mo ti mọ bí mo ṣe máa rà á, mo sì mọ̀ ẹni tí mo máa rán án tàbí èmi ni mo máa lọ fúnra mi, gbogbo ǹkan bẹ́ẹ̀ yẹn mo ti mọ̀ ni màá ti ṣètò ẹ sílẹ̀. Tí ó bá jẹ́ pé kò rí bí mo ṣe fẹ́ rí ni mo tún lè tò ìyẹn ná. Ìyẹn ni pé ó rí bákan, mo ti mọ̀ ǹkan tí màá fi dì í. Bẹ́ẹ̀ ni. Tí mo bá fẹ́ ṣe ìpàdé ni, gbogbo ǹkan tó bá máa sọ, mo ti mọ̀ pé mi ni màá kọ́ sílẹ̀, màá kọ́ sílẹ̀. Bí màá kọ́ sílẹ̀ fúnra mi ni o tàbí màá kọ́ sílẹ̀ fún ilèṣẹ́ mi ni o, màá ṣà kọ ǹkan sílẹ̀. Ìgbà mí náà èmi ni mo máa ń sábà kó owó àjọ. Màá ṣe ìpè ìpàdé fún gbogbo wa ibi tí gbogbo wa sì máa wá sọ̀rọ̀. Gbogbo wa máa sọ ẹ̀dùn ọkàn wa, gbogbo ǹkan báyìí la fẹ́ kó ṣẹlẹ̀ ní ilé iṣẹ́ ni o, gbogbo ibi báyìí la fẹ́ ká lọ ní ilé iṣẹ́ ni o. Gbogbo ẹ̀ ló lè tò. Gbogbo ǹkan bẹ́ẹ̀ yẹn tí èèyàn bá ṣe bẹ́ẹ̀ yẹn, ara ò ní ni eyan, ara èèyàn ò ní máa ṣàárẹ̀. Gbogbo ǹkan máa lọ létò létò inú èèyàn máa dùn, ọkàn èèyàn á bá à lè. Eyan a ráyè ro àwọn ǹkan yòkù mi kò ń ṣepé ǹkan ẹyọkan tó jẹ́ eyan rí ni nìkan lèèyàn a ma ro àwọn kan tó jẹ́ ó fẹ́ le gan eyan a ráyè rò, gbogbo ǹkan beyen ló létò.

Kí ni ìrántí ìgbà ọmọdé rẹ tí o rántí? Mo rántí àwọn ẹ̀yàn kan tí mo ṣe ń gbà kékeré mi. Mo rántí ìgbà tí mo máa ń bá àwọn ọ̀rẹ́ mi ṣeré níta, lọ́wọ́ ọ̀rọ̀ ilẹ̀. Mo rántí ìgbà tí o je wipe máa ń wá sílé tàbí máa ń lọlé, a ti rẹ̀mí, àmọ́ inú mi máa dùn. Mo rántí ìgbà tó jẹ́ pé àwọn òbí mi tí mo àti àwọn ọ̀rẹ́ mi ta bá ń ṣeré níta, àwọn òbí mi a ti máa pariwo pẹ̀lú orúkọ mi pé lé mi ò ní wọlé ni, iyen ni alẹ́. Mo rántí ìgbà tó jẹ́ pé oúnjẹ tí ìyá mi bá sè nìkan ni mo máa ń jẹ. Mo rántí ìgbà tó jẹ́ pé mo máa ń rẹ́rìn gan-an ní kékeré mi, kò sí nǹkan tí mo ti fi ń ṣàwàdà. Tí wọ́n bá ti gbé ẹ̀rín mi níta, wọ́n á ti mọ̀ pé mi ni mò ń rẹ́rìn. Mo rántí ìgbà tí a máa ń bára wa ṣeré ìdara yá níta, tí a máa máa ta ayò, oríṣiríṣi ọpọ́n ni a máa máa ṣe níta. Mo rántí ìgbà tí èmi àti àwọn ọ̀rẹ́ mi ta máa ń gun orí igi, tí a máa lọ ká èso eléso, ti o je wipe, tí a bá bọ́ lọ máa ma lé wa kiri ni. Mo rántí ìgbà tó jẹ́ pé a kì í wọ bàtà tí a bá ń sáré kiri ládùgbò, a máa ma tẹ̀lé ara wa ni. Mo rántí ìgbà tí mo máa ń lọ sí ilé ìwé kékeré. Mo rántí aṣọ tí a máa ń wọ̀ gbá yẹn. Pẹ̀lú ìdunú àti ọ̀yàyà mo máa fi ọ̀wọ̀ aṣọ náà. Emi tí o je pé mi ò mọ̀ nkan tí ọjọ́ iwájú ń nílò fún mi. Mo rántí àwọn olùkọ́ wa nígbà yẹn. Mo rántí pé ẹ̀rù máa ń bà mí tí bá ti rí àwọn olùkọ́ tí wọ́n bá ń bọ̀ sí yàrá tí wọ́n sì máa kó wa ní iṣẹ́. Mo rántí àwọn ǹkan ìṣeré mi kékeré tí mo máa ń fi ṣeré n gba yen. Mo rántí pé tó omi o bá sí nílé, awa ni a máa lọ gbé ike ti a máa lọ pọ́nmi. Mo rántí pé àwọn iṣẹ́, àwọn iṣẹ́ pẹpẹ́ẹ̀pẹ́ kan, bí a bá kọ́ran wa kálọ́ ran kankan tàbí nǹkan kan bẹ́ẹ̀ yẹn. Mo rántí ìgbà tí mo máa ń ran àwọn òbí mi lọ́wọ́ nígbà tí wọ́n wà nílé. Ẹ̀mí máa ń bá wọn fà aṣọ tàbí kí ń ba won gbálẹ̀, èyí tí mo bá lè bá wọn ṣe nínú iṣẹ́ ni màá bá wọn ṣe. Mo rántí ìgbà tó jẹ́ pé àwọn àgbàgbọ́ máa tó gbó wa jọ, gbogbo àwọn ọmọdé. A máa jókòó, wọ́n máa pa oríṣiríṣi àlọ́ fún wa. Oríṣiríṣi ìtàn ni wọ́n máa sọ fún wa. Gbogbo àṣà atí ṣe, àwọn bàbá nla wa, gbogbo nǹkan bẹ́yen lọ máa sọ fún wa. Mo rántí ìgbà tó jẹ́ pé tí bá ti dé láti ilé ìwé báyìí, orun ni. Mo máa ń sun, sun, sun, sun, sun títí di ọwọ́ irole kí ó tó di pé mo tó jẹun osán. Mo rántí ìgbà tó jẹ́ pé mo máa ti ti jí láàárọ̀ torí pé a fẹ́ lọ sí ilé ìwé. Àbí ó, èé, orin tí a máa ń bá ara wa kọ láàárọ̀ kùtùkùtù, àwọn ọmọdé tí a bá lọ sí ilé ìwé ni wọ́n fẹ́ sọ ni. Mo rántí gbogbo àwọn ayẹyẹ tí a máa ń bá ara wa ṣe. Ìyẹn ọjọ́ ìbí ni o. Ìkómọ tí wọ́n pè é sí i gbogbo la máa dá ara wa lọ. Mo rántí gbogbo ìgbà yẹn. Mo rántí gbogbo ìgbà tó jẹ́ pé inú òjò gangan ni mo ti máa ń wẹ̀. Mo máa ń pariwo, mo máa ń rẹ́rìn-ín, mo máa jó, mo máa ṣeré nínú òjò. Mo rántí ìgbà yẹn tí bá ti ṣe nǹkan tí ó dà báyìí, nǹkan tó bá rí ló máa fi na mi. Wọ́n lè sọ lilù mi tàbí kan nínú, fi ìpàkẹ́rẹ́ kan fi na mi. Oríṣiríṣi nǹkan ló máa fi na mi nígbà yẹn. Mo rántí ìgbà tó jẹ́ pé tí a bá fẹ́ ṣọjọ́ ìbí, inú wa máa ń dùn ni. Torí pé kí ni, wọ́n máa ra àkàrà, òyìnbó. Gbogbo nǹkan tó dára la máa jẹ. Jíjẹ mímu gbogbo e lo wa n le A máa ma jẹ́ léra wọn lórí. Mo rántí ìgbà yẹn tí ẹmi àti àwọn ọ̀rẹ́ mi ajọ máa ń pín oúnjẹ jẹ ni. Tí ọ̀rẹ́ mi bá pín oúnjẹ, wọ́n máa jẹ inú oúnjẹ. Tí èmi lọ bá pín oúnjẹ, òun náà jẹ inú oúnjẹ mi. Mo rántí ìgbà tó jẹ́ pé àwọn ọmọ ajọ máa ń lọ sí ilé ìjọsìn ni. Kódà èyí tí ò kan wọn láti mọ́ dé ibi. Mo rántí gbogbo ìpàdé tí àwọn ẹbí máa ń ṣe ń gbayen Mo rántí pé ilé nìkan ni ọkàn mi ti máa ń ba lè. Ni ẹrú, ẹrú o ti kí ń bà mí. Gbogbo nǹkan bẹ́yen ni mo rántí. Mo rántí gbogbo eko tó daa tí mo kó lára àwọn òbí mi. Mo rántí pé gbogbo nǹkan ló máa n fẹ́ wọ̀ mí lójú, gbogbo nǹkan mo máa n fẹ́ mọ̀. Mo rántí gbogbo ibeere tí mo máa ń bí àwọn òbí mi ní igbayẹn. Mo máa ń rántí gbogbo àwọn ààlà tí mo máa ń lá nípa ọjọ́ iwájú. Tí a bá ti lọ fún ìsinmi ranpe lati ile fún láti ilé ìwé báyìí, inú mi máa ń dùn ni. Mo rántí gbogbo àwọn ẹbí tí wọ́n máa ń wá kí wa nílé láti kọ ìsinmi tí àwọn ọmọ ilé ìwé òní lọ sí ilé ìwé. Mo rántí gbogbo nǹkan, gbogbo ìgbà yẹn tí jẹ́ pé gbogbo nǹkan kékeré ló máa ń mú inu mi dùn. Ìgba ti o je wìpè mi o ni nkankan ti mò ń rò. Ilé ayé ò tí ì ṣẹlẹ̀ sí mi ni gbogbo ìgbà yẹn. Mo rántí pé màá gbọ́n orin tàbí rédíò, rédíò àfọ̀rọ́ màá gbé sí i. Mo rántí ìgbà yẹn tí ẹ pé tí a bá ti jí láàárọ̀ báyìí, nǹkan tí a máa jí gbọ́n nìyẹn. Mo rántí ìgbà tó jẹ́ pé tí nǹkan bá ti lọ bí mo ṣe fẹ́, ekún ni ra yìí. Mo rántí ìgbà tó jẹ́ pé àwọn òbí mi ló máa ń rẹ̀mí lẹ́kún na máa fà mí mora na máa dì mọ́ mi. Mo rántí gbogbo nǹkan meremere tó ti ṣẹlẹ̀ ní ayé àtijọ́ títí di ìsin yii gan bẹ́ẹ̀ni Mo rántí gbogbo àwọn àbúrò mi nígbà tí gbogbo wọn ń dàgbà ẹ̀re tí ajọ máa ń bá ara wa ṣe. Gbogbo nǹkan daadáa ni mo rántí.

Èdè wo ni o fẹ́ kọ́? Ó máa wùn mí kí n kọ́ oríṣiríṣi èdè, àmọ́ ǹnkan èyokàn tí mo mọ̀ tó dùn, tó wùn mí jù ni èdè gẹ̀ẹ́sì. Mi ì mọ̀ èdè gẹ̀ẹ́sì sọ bẹ́ẹ̀. Ó sì jẹ́ ǹkan tó jẹ́ pé gbogbo àgbáyé ló ń sọ. Bẹ́ẹ̀ ni, tí bá lọ sí ìlú ibo mi, tí mo mọ̀ pé èdè wọn èdè Igbo, tí mo máa bá wọn sọ èdè gẹ̀ẹ́sì ni máa fi dá mi lóhùn. Tí bá lọ sí ilẹ̀ òkè òkun, tí mi ò bá gbéde ìjìnlẹ̀ won gangan, tí bá sọ èdè gẹ̀ẹ́sì, wọn á lè dá mi lóhùn. Èdè gẹ̀ẹ́sì ń wùn mí kí n gbọ́ gan sẹ́, ń wùn mí kí n gbọ́ dáadáa torí pé kí ni, a lè jẹ́ kí ń bá àwọn èèyàn tó wà lókè òkun, màá le bá wọn sọ̀rọ̀ dáadáa. Òrò wa lè yẹra wa. Bẹ́ẹ̀ ni, ọ̀rọ̀ wa lè yẹra wa. Tí n bá beere orò wa lè dá mi lóhùn, tá àwọn na ba beere oro emi náà a lè dá wọn lóhùn. Mo máa n fẹ́ràn bi àwọn eeyàn ṣe máa ń sọ, pàápàá jùlọ lókè òkun torí pé kí ni, àti sọ̀rọ̀ wọn yàtọ̀ sí àti sọ̀rọ̀ tí wa n bí bàyii. Bí wọ́n ṣe ń sọ, ó máa n dùn létí láti gbọ́. Bẹ́ẹ̀ ni, tí bá sì ń kọ́ èdè gẹ̀ẹ́sì, a ti wúlò fún mi níbi iṣẹ́ torí pé kí ni, kò sí ẹnikẹ́ni tó máa wá sí ibi iṣẹ́ wa tí ì bá tiẹ̀ gbo èdè ìlú ti ẹ̀ tí bá sọ èdè gẹ̀ẹ́sì fún, a lè gbọ́. Ó dára gan kí èèyàn gbé èdè gẹ̀ẹ́sì pàápàá jùlọ tí èèyàn bá fẹ́ rin ìrìnàjò tí ò n ṣe ti ilẹ̀ wa yìí, to jẹ́ pé tó kẹ́ òkun lè eeyàn lọ. Bẹ́ẹ̀ ni, oríṣiríṣi èdè bẹ́ẹ̀ ló máa n wù mí. Èdè tó tún wù mí ni èdè hausa. Bẹ́ẹ̀ ni, èdè àwọn awusa. Èdè wọn máa ń wù mí torí pé kí ni, èdè wọn tún jẹ́ ọ̀kan nínú àwọn èdè táwọn èèyàn ń gbọ́, táwọn èèyàn máa ń sábà sọ. Pàápàá jùlọ ibi tí èmi ti ń ṣiṣẹ́, àwọn hausa ló fẹ́ ẹ pọ̀ jù n bẹ́ẹ̀. Tí wọ́n bá dèn ṣọ́ ọ̀rọ̀ wọn n bẹ́ẹ̀ yen, ọ máa n dà bí pe won fẹ́ ta mi. Mi kì n gbọ́ èdè wọn ayafi tí n bá sọ pé èmi ò kí ń ṣe elédè yìí kí wọ́n tó fi èdè gẹ̀ẹ́sì dá mi lóhùn. Bẹ́ẹ̀ ni, tí n bá ń gbọ́ iru nǹkan beyen, èmi náà tún lè máa bá wọn sọ̀rọ̀. A jọ máa jọ mú dúró ọ̀rọ̀. Ẹ̀mí náà lè mọ̀ eeyàn torí pa-pàápàá jùlọ àwọn elédè yìí tí wọ́n bá ti rí pé ẹni tí wọn ò rí rí àbí ẹni tí wọn ò mọ̀ rí, ti èdè wọn ti fẹ́ máa papò. Wọ́n máa, wọ́n máa bọ̀wo fẹ́ni náà. Ítẹrí bá wà, wọ́n máa ṣàpọ́nlé ẹni náà. Bẹ́ẹ̀ ni, èmi fẹ́ràn kí ń máa kọ́ oríṣiríṣi èdè torí pé kí ni, èèyàn a máa dáayọ l'àwùjọ. Ẹ̀èyàn o ní dáayọ l'àwùjọ. Ẹ̀èyàn a lè dúró láwùjọ, wọ́n á lè tọ́ka sí pé ẹni yìí, ó mọ̀ nǹkan tó ń ṣe. Ẹni yìí, ó gbọ́ nǹkan tí ẹ ń sọ. Ẹni yìí, ó ja faafaa. Ó mọ̀ eeyàn. Ó mọ̀ ǹkan. Bẹ́ẹ̀ ni, ọpọlọ e jà irú ǹnkan tí mo fẹ́ kí àwọn èèyàn máa sọ n pa mi ni yen. Ó máa ń jẹ́ kí àṣà àti ìṣe olùkaluku ko yé mi tí èèyàn bá kọ́ oríṣiríṣi èdè. Kò dè n sẹ́ pé èèyàn ko lásán, èèyàn ko èèyàn o tún mọ̀. Bẹ́ẹ̀ ni torí ọ̀tọ̀ ni kí ẹ̀eyàn kọ́ ǹnkan kí ẹ̀eyàn mọ̀. Ọ̀tọ̀ ni, dè ni kí ẹ̀eyàn kọ́ ǹnkan kí ẹ̀eyàn má tún mọ̀. Bẹ́ẹ̀ ni, tí n bá dẹ́ wàti ń gbọ́ àwọn èdè yẹ́n bẹ́ẹ̀ yen, mo máa ń fi, ẹ̀mí náà máa ń dánwò lẹ́ẹ̀kọ̀kan. Máa máa sọ lẹ́ẹ̀kọ̀kan. Tí bá sọ, mo lè jẹ́ káwọn èèyàn jókòó kí ń sọ lẹ́tí wọn tí mo bá gbà àbí mi ò gbà wọ́n á lè sọ fún mi. Àti kéékèèké ni mo ti máa ń mọ̀ bóyá bí ó dàbọ̀ léde gẹ̀ẹ́sì, bóyá bí máa wá léde gẹ̀ẹ́sì tàbí ó dàbọ̀ léde hausa tàbí ó yá wá léde hausa. Nǹkan bẹ́ẹ̀ yen bẹ́ẹ̀ yẹn ohun ni mo máa ń kọ́ díẹ̀díẹ̀. Bi a ṣe ń kí ra wa láàrọ̀, bi a ṣe ń kí ra wa lóṣan, bí a ṣe ń kí ra wa lálẹ́, bí a ṣe ń kí ra wa ní gbogbo ọjọ́. Ọ̀run ni mo máa orun àwọn ǹkan díẹ̀díẹ̀ bẹ́yẹn ni mo ń kọ́. Ìgbà mìí gan an ti n bá dé ibi iṣẹ́, màá kí wọn ní èdè, èdè gẹ̀ẹ́sì tàbí kí wọn léde Hausa. Àwọn náà a de damilohun àimoye ìgbà kan to jẹ́ pé tí ń bá mọ̀ sọ dáadáa, wọ́n á tún fi mí ṣe yeye, ò i tí mọ̀ bi won se ń sọ àmọ́ wà tó dé ibẹ̀. Ṣẹ̀ yẹ pé ọ̀rọ̀ wa ti ń yẹra wa nìyẹn. Ó tun máa ń jẹ́ kí ìbáṣepọ̀ kò tun dánmoran dáadáa. Bẹ́ẹ̀ ni torí pé kí ni, bi mo se to, tí mo ṣe so tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹni tí ó bá gbo èdè wọn, wọ́n máa ṣe àpọ́nlé fún wọn. Bẹ́ẹ̀ ni, wọ́n á tún mú ẹ̀ mọ̀nà. Wọ́n á mú ẹ̀ mọ́ àwọn èèyàn. Èmi de jẹ́ eeyan to je pé mo máa fẹ́ jẹ́ pé àwọn èèyàn tí mo bá mọ̀ kò ń ṣe àwọn èèyàn tó jẹ́ pé èdè mi nìkan ló ń sọ. Mo fe rin káàkiri mo fẹ́ mọ̀ ìyàn. Mo fẹ́ mọ̀ oríṣiríṣi àṣà. Mo fẹ́ mọ̀ oríṣiríṣi ìṣe wọn. Mo fẹ́ mọ̀ bí wọ́n ṣe ń kí ra wọn, bí wọ́n ṣe ń bara wọn sọ̀rọ̀. Elomii gan an, ó lè máa bá yín ṣiṣẹ́ torí pé kí ni ẹ o gbo èdè ẹ, àmọ́ te bá fi lè sọ èdè ẹ, ó ṣe tán láti bá yín ṣiṣẹ́. Kódà gan, a fẹ́ fi ọkàn tan yín torí áti rò pé ọmọ ìyá wọn lẹ́jẹ̀, ọmọ bàbá wọn lẹ́jẹ̀ bí ò ṣe jẹ́ pé ẹ̀ẹ́tan lẹ́jẹ̀. Gbogbo nkan beyenbeyen lo maa n dára ti eeyan ba ko oríṣiríṣi èdè ni siso bẹ́ẹ̀ni opolo eeyan a le jáfáfá. Ẹ̀èyàn náà lè mọ̀ ǹkan tí èèyàn ń ṣe. Ìyẹn, eeyan a tún mọ̀ ju nǹkan tí èèyàn tún mọ̀ lọ. Bẹ́ẹ̀ ni, ojoojúmọ́ la ń kọ́ ǹkan si. Àwọn oríṣiríṣi èdè bẹ́ẹ̀ yẹn ni èmi náà fẹ́ máa kọ́. Tó bá di ọjọ́ iwájú, èmi náà lè dúró pé mi ò mọ̀ ǹkan.

Kí ni o máa ń gbọ́ nígbà tí o bá wà nínú ọkọ̀? Ìgbà mí mo máa ń gbọ́ orin tí n bá wà nínú ọkọ̀. Bẹ́ẹ̀ni. Ṣẹ ríi tó bá yẹ pé mo wà lórí ìrìnàjò bẹ́ẹ̀ yẹn, tí orin dẹ̀ ń dùn lábẹ́ ilẹ̀, ọkàn mi máa ń balẹ̀. Kódà mi kín wo aríwo ojú ọnà, ibi kibii tí mo bá lọ ni màá tẹjúmọ́. Kò dẹ̀ ní ṣe pé orin máa ma kọ́, máa ma kọ́ mi ní ibojú ọnà lára o. Kò kàn ní dàbí è pé èmi nìkan ni mo wà nínú ọkọ̀ yẹn. Bẹ́ẹ̀ ni. Pápà tí ó bá jẹ pé èmi nìkan ni mo wà nínú ọkọ̀, tí ó bá tiẹ́ nṣé èmi nìkan gan-an ni mo wà nínú ọkọ̀, tójẹ pé a pé mẹ́ta àbí mẹ́rin a bá pé méjì, mo sì máa gbọ́ orin. Ó máa n jẹ́ kí inú mi dùn káyọ̀ mi ń balẹ̀, kọ́kán mi balẹ̀ ni. Bẹ́ẹ̀ ni. Mo fẹ́ran kí n máa gbọ́ orin tí ẹ pé ó jẹ́ tèmi nìkan, ìyẹn pé olú ọ̀run ju orin tí mo lè máa gbọ́. Bẹ́ẹ̀ ni. Mo lè nífẹ̀ẹ́ orin kan kó jẹ́ pé orin tí màá kọ-- orin tí màá gbọ́ tí tí màá fi dé ibi tí mò ń lọ nìyẹn. Ìgbà mí mo máa ń, Ìgbà mí mo máa ń gbọ́ orin ayé ìsìn, ìgbà mí mo sì máa ń gbọ́ orin ayé ti tẹ́lẹ̀. Ìgbà mí orin ọlọ́run mo máa ń gbọ́. Ìgbà mí ì dè rèé, ó lè jẹ́ pé orin tó bá kàn wa ni mo máa gbọ́. Ìyẹn tí ó bá pé mi fẹ́ tẹ́ nǹkan kan, àbí mo kò fẹ́ máa gbọ́ orin kó má dabi wípé gbogbo nǹkan dá wọ́rọ́wọ́rọ́, òun ni. Ṣérii, tí èèyàn bá ń gbọ́ orin ìgbà mí, tí sùn kẹ́re fàkẹ́rẹ ọkọ̀ tó bá ti ẹ̀ mú mi lójú ọnà, kò ní ni mí lára. Kò ní dàbí è pé wàhálà ti dé àbí nǹkan kan, ọkàn mi á balẹ̀. Mo ń gbọ́ orin, ìgbà tó bá ti-- ìgbà tí a bá tó kúrò níbi tí a wà náà la máa tó kúrò, òun ni. Ìgbà mí ì dẹ̀ rèé, mo máa ń gbọ́ orin náà lórí rédíò, àsọ̀rọ̀ máa gbèsì. Ìgbà mí ó lè jẹ́ kókó inú òwe ìròyìn ni màá gbọ́. Ìyẹn ló máa sọ fún mi gbogbo nǹkan tí ó bá ń ṣẹlẹ̀, ohun tí ó ti ṣẹlẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀, ohun tí ó ti ń ṣẹlẹ̀ níìsín, àti èyí tí ò tí ì ṣẹlẹ̀ tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ẹ́ ṣe, gbogbo ẹni mo máa gbọ́. Ìgbà mí ni mo máa ń gbọ́ pódkásìtì ni. Bẹ́ẹ̀ ni. Tí bá wà, tí bá wà nínú ọkọ̀ ìgbà mí, ìgbà mí mo lè máa gbọ́ pódkásìt. Oríṣìíríṣìí pódkásìtì ni mo máa ń gbọ́. Omii wà tó jẹ́ pé iṣẹ́ nìkan ló máa ń sọ̀rọ̀ ń pa. Ìmí wà tó jẹ́ pé ọ̀rọ̀ ọlọ́kọ láya ni. Ìmí wà tó jẹ́ pé àwọn tó jọ ń bá ara wọn ṣeré ìfẹ́, tó jẹ́ pé wọ́n ò tí ì fẹ́ra wọn sílẹ̀. Ìmí wà tó jẹ́ pé ọ̀rọ̀ ilé ayé, ìrírí ayé ni. Ìmí wà tó jẹ́ pé torí ẹbí, lórí ẹbí ni ọ̀rọ̀ pódkásìtì yẹn ó wà. Oríṣìíríṣìí nǹkan bẹ́ẹ̀ yẹn ni mo máa ń gbọ́. Ìgbà mí ó lè jẹ́ pé àwọn eré ìdárayá, tó jẹ́ pé wọ́n ma máa sọ lórí rédíò àsọ̀rọ̀ máa gbèsì. Bẹ́ẹ̀ ni. Ìgbà mí ìyẹn wà. Ó lè ti ṣàwọn nkan mií tì tó jẹ́ pé tẹlifíṣàn wà nbẹ́ẹ̀, ẹ lè máa wo eré ìdárayá n bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni, oríṣìíríṣìí bẹ́ẹ̀ yẹn ni ó wà. Kò sí nǹkan tí mio lè gbọ́ tó bá tẹ̀ jẹ́ pé orin tí ẹ pé mo nífẹ̀ẹ́ sí jù, tàbí èyí tó jẹ́ pé mo wẹ̀ yẹ-- ìgbà mí gan-an, ó lè jẹ́ pé àti orí fóònù mi ní ń tẹ tàn sí inú ọkọ̀ mi tí ó jẹ́ pé a ti máa dún. Bẹ́ẹ̀ ni. Oríṣìíríṣìí bẹ́ẹ̀ yẹn ni mo máa ń gbọ́. Mo dẹ̀ẹ̀ jẹ́ èyàn kan tó jẹ́ pé kò ṣe pé mo máa, kò ṣe pé màá kọ̀ kọjú mọ́ sọ́rin yẹn, rárá o. Mo mọ ibi tí mo lọ, mo mọ nǹkan tí mo ṣe. Àmọ́ kó máa kàn jẹ́ dé pé gbogbo ẹ̀ dá wọ́rọ́wọ́. Ẹ mọ̀ ó máa sún yàn gan-an. Bẹ́ẹ̀ ni. Tí èèyàn bá gbọ́ orin tàbí èèyàn kò gbọ́ nǹkan kan, ó máa sún yàn. Èèyàn o nílẹ̀ yóò ronu nǹkan tí èèyàn bá fẹ́ ṣe. Ohun kan á kọ́ máa ma, á kọ́ máa ma lé mọ́yàn lọ́kàn ni. Tó bá wá gbárù ẹ́ yẹn bẹ́ẹ̀ yẹn, èèyàn kò máa di ìjà. Ọkàn èèyàn gan-an ò ní balẹ̀. Ẹ máa máa bá ara yín fà, ẹ máa máa bá ara yín jà, bó nǹkan bẹ́ẹ̀ èmi ò fẹ́. Torí náà tí bá ti tan orin, tí mò n gbọ́ orin, tí màá fi dé ibi tí mo lọ gan-an mi ò ní mọ̀. Ìgbà mí ì dẹ̀ rèé, ìgbà mí mo lè máa gbọ́ nǹkan kan kó jẹ́ pé èmi, ọkọ̀ mi àti ibi tí a ń lọ ni. Ìgbà mí sì ni tí èèyàn bá wà pẹ̀lú mi, èmi àti ẹ lẹ́ẹ̀ máa jó ni torí ọ̀rọ̀ ká jọ máa sọ̀rọ̀. A lè jọ sọ̀rọ̀ ìlú, a lè jọ sọ̀rọ̀ àná, a lè jọ sọ̀rọ̀ èní, a lè jọ sọ̀rọ̀ iṣẹ́, ká sọ̀rọ̀ ìfẹ́, oríṣìíríṣìí nǹkan bẹ́ẹ̀ ni a lè máa bá ara wa sọ. Bẹ́ẹ̀ ni. Nnu, nǹkan bẹ́yẹ̀n níìsín, ọkàn yẹn ò ní ṣe yágíyágí, kò ní sì nǹkan kan tó ń dààmú èèyàn, ọkọ̀ yẹn á balẹ̀, ibi tí èèyàn bá lọ lẹ̀yẹn á gbajúmọ̀. Ìgbà mí ì sì nìi ó lè jẹ́ pé àwọn pú-- àwọn pódkásìtì tó lóúnjẹ bẹ́ẹ̀ yẹn, ó máa ní àwọn pódkásìtì kan tó jẹ́ pé oríṣìíríṣìí oúnjẹ bó ṣe pé erù ẹ, òun ló máa sọ. Ìmíì dẹ̀rèé ó lè jẹ́ pé àwọn àṣà àti ìṣe ìlú mi la mo máa gbọ́. Bó ṣe ń ṣe inú yìí, bó ṣe ń ṣe nínú ìyẹn. Ìgbà míì sì nii tó bá yẹ pé mo fẹ́ rin ìrìnàjò tó pé àbí mo lọ sí ìlú òkè òkè àbí ìlú mi, ó lè jẹ́ pé pódkásìtì tó ń sọ ọ̀pá ìlú yẹn gan-an ni màá tú gbọ́. Bẹ́ẹ̀ ni. Kó máa dàbí è pé mo kọ̀ dé bẹ́ẹ̀, mi ò mọ̀ nǹkan. Ṣé ẹ mọ̀ irú pódkásìtì yẹn ni ó ti sọ fún mi gbogbo nǹkan tí mo máa bá ń bẹ̀ àti tí mi ò ní bá ń bẹ̀, kí ó jẹ́ ẹ́ tàbí tí ó ṣe kò.

Ṣé o máa ń na ara rẹ? Bẹ́ẹ̀ni o, mo máa ń na ara mi dáadáa. Kódà mo fẹ́ran, tọrípé kí ni gbogbo ibi tó jẹ́ pé ó dùn mi, gbogbo ibi tó jẹ́ pé ó lè lára gbogbo è ló máa na. Bẹ́ẹ̀ni, èmi ní ìgbábo pé a ti máa na ara dà gàn lára. Bẹ́ẹ̀ni, ó máa jẹ́ ká rá jí pépé. Kò ní sí pé ó ń rẹ̀yàn ní ìṣẹ́jú ìṣẹ́jú. Sọ ti yé yin bẹ́ẹ̀ yen? Tó bá ìgbà mi ti bá wa n le, mo lè ṣe ina ará díẹ̀. Kíkọ́ lọ bíi wákàtí méjì sí mẹ́ta kí n fi na ara. Ìgbà mìíràn sì ni tó bá yá pé mi ò lọ ibi iṣẹ́ láàárọ̀, mo lè jí láàárọ̀ kùtùkùtù kí n bọ́ síta kí n na ara nínú àgbàlá mi tàbí kí n bọ́ síta ilé gan gan kí ń rí bóyá bí láti, ehn, láti àdúgbò kan sàdugbò kèjì kí n tó padà wá sílé. Mo ti na ara náà ni. Ó máa jẹ́ kí ara balẹ̀, ara tutu, gbogbo ibi tó lè lára gbogbo è ló máa na dáadáa. Bẹ́ẹ̀ ni, ìgbà mìí sì ni mo lè jí láàárọ̀ bó jẹ́ pé ìrìn nì mó máa mú ṣe. Mo lè rìn láàárọ̀ kí n rin bóyá bí fún wákàtí méjì àbí méjì àbọ̀ àbí mẹ́ta gan gbà mí. Mo fi ń jẹ́ kí gbogbo nǹkan tó lẹ́ lára mi gbogbo kí ara mi fúyẹ́ ni. Bẹ́ẹ̀ ni, kò ní sí orí fífọ́, kò ní sí, kò ní sí ara rírò, kò ní sí ẹsẹ̀ rírò. Kò sí pé èyán kàn jókòó sójú kan. Èèyàn o ní nǹkan tẹ̀yàn fẹ́ ṣe. Sọ ti yé bẹ́ẹ̀? Maa rin káàkiri, gbogbo nkan to ba da bi pe o fẹ le ba kan lọ kan mi, gbogbo ẹ lo ma fún le pata pata. Èmi, o wa kì í ṣe ìnà ara tó jẹ́ pé ó máa le ò rara o. Egun mi ò dé té ro gbogbo nkan bẹ́yẹn. Àwọn ẹ̀yàn tó jẹ́ pé kò dùn yan, ó rọrùn fún mi láti ṣe òun, mo máa ń ṣe. Ìgbà mìíràn gan, mo máa fò sókè, máa fò sílẹ̀, máa fò sókè, máa fò sílẹ̀. Mo fi na ara náà ni. Ìgbà mìí ó lè jẹ́ pé ọrun ni mo máa yé lọ́tùn, losì, lọ́tùn, losì, lọ́tùn, lọ́sì. Mo na ara mi náà ni. Ṣẹri tí eyàn máa ń na ara yẹn, ó máa jẹ́ ká ará jí pépé. Àlàáfíà dé ara, àlàáfíà tó ara, ara gan a tó, gbogbo nǹkan a lọ dédé. Bẹ́ẹ̀ ni, agbára gún a wà. Tọrípé kí ni ẹ̀yàn ti na gbogbo ara, gbogbo nǹkan tó fẹ́ dí lára ẹ̀, gbogbo l'eyàn ti na. Tí bá ti ṣe ìnà ara díẹ̀ bẹ́ẹ̀ yẹn, egun mi máa ń le ni. Màá le rí ṣiṣẹ́ tí imi sì tí mo fẹ́ ṣe. Èmi owa kì í n fi àṣejù bọ̀ nǹkan bíi kí lọ máa gbé igi tàbí kí lọ máa pọ́n igi tàbí kí lọ máa gbé ẹ̀rìn rara. Ìmú kì í ṣe gbogbo nǹkan mẹ́yàn mélòó lára mi. Mo máa n gbọ́ran sára mi lẹ́nu. Tí n bá ti ri pé ó ti ń rẹ̀ mí lára bẹ́ẹ̀ yẹn, mi ò ní ṣe nǹkan máa gbé lẹ ni. Bẹ́ẹ̀ ni, nǹkan tó ẹ́ pé o rọrùn kò le jù, kò dẹ ní ẹ̀mí lára òun ló máa sábà ṣe. Ìgbà mìí mo lè ṣe ìnà ara bo ya bi ẹ ẹmẹ́ta lọ́sẹ̀. Ìgbà mìíràn sì ni bóyá àsìkò tí mo bá ní ìsinmi náà ni mo máa ṣe. Ìyẹn pe mii è lọ ibi iṣẹ́. Ìgbà mìí, bóyá nǹkan tọ bá, tó bá tàn lórí tẹlifíṣàn, ó ní ì máa bá wọn máa ṣe. Torí o láwọn, ó láwọn pọ́dkásítì kan, ó sì láwọn nǹkan kan tọ máa ń ṣe lórí tẹlifíṣàn tó jẹ́ pé ìnà ara nìkan lọ máa ń ṣe. Emi náà wa tan bí wọ́n ṣe ń ṣe, bọ́ ṣe ń na apá, emi náà máa bá wọn na apá. To ba jẹ pe wọń na ẹsẹ̀ ni, ohun náà máa na ẹsẹ̀ ni. Kí ni ẹ máa dàbí ìtọ́sọ́nà fún mi ni. Bẹ́ẹ̀ ni, emi wa jẹ́ ǹkan tó jẹ́ pé mo máa dá ṣe nǹkan mi fún ara mi. Mo máa fẹ́ràn tó bá jẹ́ pé èmi nìkan ni mò ń ṣe ìnà ara mi fún ara mi. Kò sí pé ẹnikẹ́ni ní ilé mi ó ti fẹ́ràn kí èyan máa dì mì lọ́wọ́ mú tàbí kí ẹ̀yàn máa ní ó yá lo apa báyìí kó máa sáré fọ apá mi. Mi ò fẹ́ gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn. Èmi àti ara mi náà ni. Bẹ́ẹ̀ ni. Ìgbà mìíràn, mo lè ṣe boya bí ẹ̀ máàrún lọ́sẹ̀. Ìgbà mìí mo lè ṣe lẹ mẹ́rin lọ́sẹ̀. Bo ba ṣe wun mi mo ṣele ṣe. Ìgbà mìí mo lè tètè jí láàárọ̀ kí n lọ rìn tàbí kí n lọ sáré. Ìgbà mìí bóyá ọwọ ọsan mi máa ṣẹṣẹ raye. Ìgbà mìíràn gan alẹ́. Bẹ́ẹ̀ ni, tó bá ń di ọwọ́ ọ̀rọ̀ lè kàn ṣe pé ó wo ko wo. Alẹ́ mo lè dìde, ṣẹ́ mọ̀, kí n lọ rìn káàkiri àdúgbò tàbí kí n rìn káàkiri àgbàlá. Mo fi yàn jẹ́ ká rá balẹ̀ ni, ara ń fúyẹ́ ni gbogbo nkan bẹ yẹn. Torí pé kí ni ẹ̀yàn lè ronú, a fún wọn láyé láti ronú nǹkan tí ẹ̀yàn bá fẹ́ ṣe. Ṣẹ́ mọ̀, ọkàn ẹ̀yàn á balẹ̀ bó ti ṣe gbogbo nǹkan á pọ́n le lára ẹ̀yàn. Torí tí ẹ̀yàn bá ṣe ìnà ara, bóyá bí ẹ̀ kan lọ́ ṣẹ, bẹ́ẹ̀ méjì lọ́sẹ̀, aarẹ lè ṣe ẹ̀yàn. Paapa ju lọ tó bá jẹ́ pé ó jẹ́ eyan kan tó jẹ́ pé iṣẹ́ tí òun ṣe, orí ìjókòó nìkan ló máa n sábà wà. Emi dẹré, iṣẹ́ tí mo máa ń ṣe, orí ìjókòó ni mo máa n sábà wà. Ìgbà mìí gan níbi iṣẹ́, tí bá ti gba ìsinmi rán pẹ kóto di pé mo jẹun, màá kọ́lo boya bí i wákàtí, boya bí i iṣẹ́jú bí i márùn-ún bí mẹ́wàá, màá fi rìn káàkiri, màá fi na ẹsẹ̀, màá fi yí ọrùn, yi apá, yí gbogbo ara ko maa jẹ pé gbogbo à gàn sójú kan. Kóto di pé mo lọ jẹun tà bi, mo padà lọ ibi iṣẹ́. Gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn òun mo máa ń ṣe. Mo máa n fẹ jẹ́ kí ara mi tò.

Báwo ni o ṣe máa ń ṣe ìdúnadúrà? Mo jẹ́ àwọn tó jẹ́ pé mo máa ń pọn àwọn èèyàn lé gan. Tí ọ bá wá ń sọ̀rọ̀ lórí yí, bóyá mo fẹ́ bé ẹni kẹ́ni tó wọ́pọ̀, sùúrù àti ìbọ̀wọ̀ mo máa fi bé ẹni yẹn sọ̀rọ̀. Láàlá kọ̀ọ̀kan náà mo máa gbọ́ nǹkan tí ẹni yẹn bá ń sọ̀, màá farabalẹ̀ gbọ́ nǹkan tó bá ń sọ, kó ó tó di pé mo sọ̀rọ̀. Mo máa fẹ́ jẹ́ kí nǹkan tí ẹni yẹn ń sọ kó yé mi dáadáa kó tó di pé mo sọ nǹkan kan. Nǹkan tí ẹni yẹn bá nílò, tí ó bá jẹ́ pé ǹkan báyìí ló fẹ́ béèrè lọ́wọ́ mi, tàbí to bá jẹ́ pé ǹkan báyìí ló fẹ́ tọrọ lọ́wọ́ mi, tàbí ǹkan báyìí ló fẹ́ kí ń ṣe, gbogbo ẹni máa farabalẹ̀ gbọ́. Ó lè jẹ́ ǹkan tó jẹ́ pé kó tó di pé mo lọ fún ìpàdé kankan, màá ti ṣe to gbogbo nǹkan tí mo bá fẹ́ ṣe sílẹ̀, èmi náà lè máa rí ǹkan sọ̀, mà lè máa rọ̀rọ̀ sọ̀. Ṣé ẹwá rí? Ǹkan tí mo fẹ́ ni pé mo fẹ́ kí gbogbo nǹkan kó lọlẹ́tò. Kó má jẹ́ pé ìjà la máa fi kúrò nínú ìpàdé tí a bá ti ṣe ìdúnadúrà tán. Mo mọ àwọn nǹkan tí mo fẹ́, tí mo fẹ́ gbé ṣe. Mo mọ àwọn nǹkan tí mo fẹ́ gbà lórí ọ̀rọ̀ tí a bá fẹ́ bá ara wa sọ. Ẹ̀mí sì ni mi ò kín kọjá ààyè mi. Bẹ́ẹ̀ ni, ǹkan tí owó mí ò lè tó, mi kín fi gọ̀gọ́ fàá. Mo máa farabalẹ̀ bá wọn sọ̀rọ̀ ni. Pẹ̀lú òtítọ́ àti inú tó mú, mo máa fi ń bé ẹni náà sọ̀rọ̀. Èmi ò fẹ́ràn pé ká máa jà tí a bá pápá jùlọ tó bá ti jẹ́ lórí pe à ń ṣe ìdúnadúrà yìí. Nítorí kíni ọlọ́pọ̀ ìgbà mí, lọrọ máa ń, ló máa ń, ló máa ń parí sí ìjà. Èmi ò dẹ̀ fẹ́ ǹkan bẹ́ẹ̀ yẹn. Gbogbo nǹkan tí a ti òfin ní dì ìjà, tí a fi ni máa bá sọ̀rọ̀ sí ra wa tàbí tí ó máa di gbọ́mi sí ọ̀tọ̀, mi ò kín fẹ́. Mo máa ní sùúrù tí a bá ti ń sọ̀rọ̀ ni. Màá bèèrè ọ̀rọ̀ tí o bá yé mi. Ńti ó bá dé bèèrè lọ́wọ́ mi náà, màá fọ́yàyà, màá farabalẹ̀, màá fi ṣàlàyé. Kó dàá, ipò mi, ibi tí mo bá dúró lé, gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn ni màá ṣàlàyé fún wọn. Alẹ́ ni ojú ọ̀rọ̀ tó máa sọ sí mi, ojú nǹkan tó máa kọnu sí mi torí ìgbà mí, o máa láwọn ìbéèrè kan tó máa ń bèèrè tó jẹ́ pé kó ń ṣe ẹ̀tọ́ mi láti dáhùn. Bẹ́ẹ̀ ni, ṣé dé mọ̀ pé tẹ́ èyán ò bá dá wón, lohùn o máa dàbí pé èyán yàjú sí wọn ni. Gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn màá ti ṣàlàyé fún wọn. Ipò mi ni elẹ̀yi ni ibi iṣẹ́, olójú nǹkan tí ẹ lè bèèrè lọ́wọ́ mi. O láwọn ọrọ tí ẹ máa ń bèèrè to jẹ pé mi ní lè dáyín lohùn. Kò ṣe pé mi fẹ́ dáyín lóhùn àmọ́ kó ń ṣe èmi ni mo máa dáhùn ìbéèrè bẹ́ẹ̀ yẹn. Ké ẹ mọ̀? Gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn ni màá wá, ni màá wá ṣe. Gbogbo e ṣe máa dà, òun ni màá máa wá. O jẹ́ ẹ̀yan kan tó jẹ́ pé tí a bá máa parí ọ̀rọ̀, kò jẹ́ pé ó bọ́ sí dáadáa fẹ́mi, ó tẹ̀ bọ́ sí dáadáa fún ẹni kejì. Mo máa pọ́n àwọn èèyàn lé gan. Bẹ́ẹ̀ni, ma tun ma tun so torí pe kini, nkan ti enikeji ba so mo maa gba be. Bẹ́ẹ̀ni, ẹ̀yi tí mo maá rí pé ọ wá kú díẹ̀ káàtọ́, màá farabalẹ̀ bá sọ̀ ni. Èmi ò fẹ́ ǹkan tó jẹ́ pé màá sọ̀rọ̀, a wa máa di ìjà, a máa di àriwò. Mi ò fẹ́ gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn. Mo máa n farabalẹ̀ to bá ti di ọ̀rọ̀ pé wọ́n fẹ́ máa gbé ǹkan tí ó yẹ kó gbé wá. Bẹ́ẹ̀ni, torí ẹlòmí ò mọ̀ro sọ. Tí a bá bá ṣe sọ̀rọ̀, ǹkan min ló máa sọ? Èmi dè re mo maá fẹ́ kí gbogbo nǹkan dá eyàn lóju. Torí tí bá ṣe sọ síta, ootọ́ ni. Kò sí ǹkankan pé ẹ̀yàn kan yẹ mi wò. Mi ò fẹ́ gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn. Tí a bá ti ń ṣe ìdúnadúrà yìí, àwọn nǹkan tó jẹ́ pé kò ní pa wọ́n lára, ọmọ máa ń sábà bèèrè. Bẹ́ẹ̀ ni, mó de je ẹ̀yan kan tó jẹ́ pé mo ṣe tán láti gba àwọn nǹkan mi tó jẹ́ pé a kì n sábà gba tẹ́lẹ̀. Bẹ́ẹ̀ ni, kí ọ̀rọ̀ bá le, kó bá le ní ìyànjú náà ni a fi n ṣe gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn. Àmọ́ kó tó di pé mo ṣe gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn, èmi náà àti ba àwọn ọ̀gá mi sọ̀rọ̀ pé tí ó bá jẹ́ pé ó pín sí ọ̀nà báyìí, ṣe kí n ṣe báyìí, se kì n ṣe báyìí. To ba ti ni mo le se bẹ́ẹ̀, ohun náà ni ma fi sọ̀rọ̀ ti a ba ti n se ìpàdé pe o da e ja se báyìí, e ja se báyìí. Ó máa ń, ó máa ń, ó máa ń tó gbà díẹ̀ ko to dí pé mo gbọ́ sí wọn lẹ́nu torí èmi ò gbọdọ̀ gba bẹ́ẹ̀ yẹn náà. Kó má sọ pé èèyàn mọ̀ ǹkan tí èèyàn ṣe. Bẹ́ẹ̀ni, mi ki n sáré se, mi ki n sáré da won lohun lórí oro ti won ba beere. Bẹ́ẹ̀ ni, màá fi sùúrù, màá de dáwọn lóhùn ni. Èmi máa, emi jẹ́ eyan kan tó jẹ́ pé mo màá fẹ́ kí ìbáṣepọ̀ kó dánmọ́ran. Bẹ́ẹ̀ni, tí inú bá ti ń bí mi tọrọ ba, tí wọ́n bá ti ń sọ ọ̀rọ̀ kan tí ó bá ti ń bí mi nínú, màá rara máa, màá rara máa fi ara mi lọ́kàn báale pe ko sí ǹkankan. Bẹ́ẹ̀ni, tí bá ń bá mi, tí bá dẹ̀ máa sọ̀rọ̀, màá sọ̀rọ̀ bí ọ̀rẹ́, màá sọ̀rọ̀ bí, bí olùkọ́ ni. Màá sọ̀rọ̀ bí, màá sọ̀rọ̀ pẹ̀lú ohùn tutu, màá fi bá wọn sọ̀rọ̀. Torí ẹni to ba n bu eyan, temi náà ba n bu oro yen oni lojutu torí ẹ náà, tí a bá fẹ́ ṣe ìdúnadúrà kankan, màá fẹ́ jẹ́ pé ẹni tó wà nù tó jẹ́ kejì, ó farabalẹ̀ gbo nkan tí mọ n sọ. Oro wa de yera.

Ìgbà mélòó ni o máa ń wo ojú àwòrán lójoojúmọ́? Mo lè ṣe láimoye ìgbà lọ́jọ́ bẹ́ẹ̀ni. Ìgbà mí mo máa ń rí àwòrán lórí fóònù mi. Ìgbà mí ó le jẹ pé lórí social- ló rí Íńtánẹ́ẹ̀tì ni ti máa wo gbogbo ẹ. Bẹ́ẹ̀ ni tí màá ma wọ gbọ́gbo lẹyọ kankan. Ìgbà mí sì ni ó lè jẹ́ pé ó rí fóònù mi náà ni ti máa wò. Iyẹn bí èyí tí mo yà fún ra mi àbí eyi telomi yà. Lo oríṣiríṣi bẹ́ẹ̀ yẹn, òun máa wọ̀n. Ìgbà mí tí bá ń bá àwọn ọ̀rẹ́ mi sọ̀rọ̀ tẹ́ je pe a n tẹ àtẹ̀jíṣẹ́ fún ara wa, wọ́n lè yà àwòrán kó fi ránṣẹ́ sí mi kí n wò ó. Bẹ́ẹ̀ ni, ìgbà mí sì ni ó lè jẹ́ pé ó rí ibi tí gbogbo wa bá kó ra wa jọ, tà jó ń bá ara wa sọ̀rọ̀. Orí ibẹ̀ lọ́ ti máa ya àwòrán tí wọ́n máa, to n máa fi ránṣẹ́ sí -n. Bẹ́ẹ̀ ni, ibe náà máa ti wò. Gbogbo nkan bẹ́ẹ̀ yẹn bẹ́ẹ̀ yẹn. Ó tẹ̀ẹ́ pẹ̀lú orí Íńtánẹ́ẹ̀tì dáadáa, kò sí iye àwòrán tí èèyàn fẹ́ wò lórí Íńtánẹ́ẹ̀tì tí ó sì ń bẹ. Bí èèyàn fẹ́ wò ẹgbẹ̀rún, ó pọ̀ síbẹ̀. Ìgbà mí sì ni ó lè jẹ́ orí kọ̀ǹpútà ni ti rí. Pápá jù lọ tí bá wà níbi iṣẹ́. To jẹ̀ pé mi ṣe nkan kan boya bí iru iṣẹ́ju díẹ̀ tí mò ń fi ní ìsinmi, màá bọ́ sórí kọ̀ǹpútà, màá máa wo oríṣiríṣi àwòrán tó bá wà níbẹ̀. Bo yá tí Íńtánẹ́ẹ̀tì ni o àbí nǹkan kan, gbogbo ẹ̀ ni màá máa wò. Mo máa ń wo àwòrán náà ìgbà to bá yé pé mò ń ka ìwé lórí kọ̀ǹpútà. Bẹ́ẹ̀ ni, ìgbà mí sì ni ó lè jẹ́ pé àwòrán tí èèyàn bá tẹ̀ sórí Íńtánẹ́ẹ̀tì, ohun ni mo máa rí tí mo máa wò. Ìgbà mí sì ni àwọn àwòrán táwọn ẹbí mi bá fi ránṣẹ́ sí mi, òun màá wò. Tàbí eyi tó' ọ̀gá mi bá fi ránṣẹ́ sí mi, mo lè wọ̀, mo lè wò ìyẹn náà. Tàbí ì tó jẹ́ pé àwọn òṣìṣẹ́ yiókù tà jó ń bá ara wa ṣiṣẹ́, wọ́n tẹ̀ sí mi, màá tun wò ìyẹn náà. Mo máa ń wo àwòrán fún ìdárayá temí ni. Mo máa ń wo àwòrán lóríṣiríṣi tó bá jẹ́ pé àníṣẹ́ ta bá fẹ́ ṣe. Boya a nílò àti ṣe ìpolówó. Bẹ́ẹ̀ ni, màá wa oríṣiríṣi àwòrán táwọn èèyàn yà tó wà lórí Íńtánẹ́ẹ̀tì tó jẹ́ pé ó jọ́ mọ́ ìpolówó ta fẹ́ ṣe. Ìgbà mí sì ni boya mo fẹ́ rà nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì, oríṣiríṣi àwòrán ló máa wà nbẹ̀. Àwòrán nǹkan tí mo fẹ́ rà àtàwọn nǹkan tó máa tun wu mi tí mo ti fẹ́ rà lóríṣiríṣi ní iye e, gbogbo e ló máa wà nbẹ̀. Ìgbà mí mo máa ń wo àwòrán láti gba gbogbo nǹkan tí mo bá nílò. Boya bí ilé, ibi tí àwòn yẹn ti jáde. Boya bó ṣe rí, iye e, nǹkan tó wúlò fún gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn ni mo máa ṣe. Ìgbà mí gan, mo lè yà àwòrán ki n gbe sórí Íńtánẹ́ẹ̀tì kí bà lè mọ iṣẹ́ tó ń ṣe. Bẹ́ẹ̀ ni, ìyẹn sì dára gan. Pápá jù lọ tí èèyàn bá ra òògùn, tí èèyàn o mọ bí eeyan ṣe máa lò àbí eeyan o mọ iru òògùn tó jẹ́. E yan-èèyàn lè yà kí èèyàn gbé sórí Íńtánẹ́ẹ̀tì. A de gbé oríṣiríṣi àwòrán wá àti gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn ló máa gbé wá. Ìgbà mí boya tá ra mi ò bá yá, tí bá tẹ̀ nǹkan tẹ́ je pé nǹkan tó ń ṣe mí lẹ́lẹ̀i tí bá tẹ̀ sórí Íńtánẹ́ẹ̀tì, à gbé àwòrán yẹn jáde. Boṣe rí lára àwọn ẹlòmíi, ibi tó dé lára ẹlòmíi, bo ṣe tóbi tó lára ẹlòmíi, gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn òun ni àwòrán yẹn máa gbé jáde fún mi. Bẹ́ẹ̀ ni, ó dè máa dára gan kí ó jẹ́ nǹkan tí je pé ó máa tètè kọ́ èèyàn ní ẹ̀kọ́. Bẹ́ẹ̀, àwòrán máa sábà kọ́ èèyàn lẹ́kọ̀ọ́ ju kí èèyàn máa fẹ́nu sọ̀ lọ. So bí i gé ni tí nǹkan bá ṣẹ́ èèyàn tí èèyàn bá mọ̀, tí èèyàn bá mọ̀ nǹkan tí ibi tí kí ní òun náà lè dé. Tí èèyàn bá rí àwòrán pé ó ti tóbi lára ẹlòmíi, ṣé ẹ rí pé ìyẹn ti kọ́ èèyàn lọ́gbon ni? Ìgbà mí sì mo máa ń wà àwòrán láti mú inú ara mi dùn, màá fi rẹ́rìn-ín. Ìgbà mí sì ni mó lè wọ́n àwòrán ńgbà mí kó jẹ́ pé boya bí ìgbà kékeré wà. Bẹ́ẹ̀ ni, ìgbà mí sì re o lè jẹ́ pé àwòrán tí àwọn òbí mi ti tọ́jú sí ibi kan, gbogbo ẹni máa kó jáde tí màá ma wò. Koda mo ti ẹ. Àwọn òbí mi sì ní àwòrán tó fi ṣe gbé, iṣẹ́ ìgbéyawo won lóríṣiríṣi. Ikan wa tó jẹ́ pé bàbá mi àti ìyá mi nìkan ló wà nbẹ̀. Ikan kan wa tó jẹ́ pé àwọn ẹbí lọ́jọ́ kó ra wọn jọ. Ṣé ètí ìkómọ mi lọ, mo fẹ́ sọ ni, tó jẹ́, tọ́ yà náà, àbí ngba ti mọ ṣetán ní ilé ìwé kékeré àti ilé ìwé gíga. Oríṣiríṣi bẹ́ẹ̀ ni àwòrán yẹn wà. Ìgbà mí mo lè lo wákàtí mẹ́rin tàbí kí ló máàrún, tori mo lè lo wákàtí kan kí fi wo àwọn àwòrán lóríṣiríṣi, oríṣi. Àwòrán ńigbàmí náà máa ń sọ fún wa nípa àṣà àti ìṣe gbogbo nǹkan táwọn èèyàn ṣe nígbà aláyé àtijọ́ bí àwọn bàbá bàbá wa ṣe rí. Gbogbo àwọn bẹ́yen, gbogbo nǹkan bẹ́yen, mò ń máa wò. Ìyẹn ti e, ó ti e lé gbà mi boya bii wákàtí mẹ́rin tojẹ́ pé òun nìkan ni mò máa wò. Lóríṣiríṣi, oríṣi bẹ́yen, àwòrán jẹ́ nǹkan tí o pé ó ti mọ́ mi lára láti máa wò.

Ọjọ́ wo nínú ọ̀sẹ̀ ni o fẹ́ràn jù? Ọjọ́ tí mo fẹ́ràn jù nínú ọ̀sẹ̀ ni ọjọ́ àbámẹ́ta. Ọjọ́ àbámẹ́ta jẹ́ ọjọ́ tó jẹ́ pé kò sí iṣẹ́ kankan fún mi. Bẹ́ẹ̀ ni, ọkan mi a báàlẹ̀, gbogbo nǹkan tí mo bá máa ṣe ìrọ̀rùn ni. Kódà mo lè máa ṣe ise nkan kan, ó lè jẹ́ pé oorun ni mo máa sùn tàbí kí n wá nkan mi ṣe abi mo tiẹ le jáde pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi. Iyẹn ọjọ́ àbámẹ́ta. Ọjọ́ àbámẹ́ta jẹ́ ọjọ́ tó jẹ́ pé ìgbà kúùgbà tó bá wù mí ni mo lè jí láàro iyẹn tí ó jẹ́ pé mo ti sùn láti boyá bí alẹ́, boya bí alẹ́ àná kó tó di alẹ́, kó tó di àárọ̀ ọjọ́ àbámẹ́ta. Ọjọ́ àbámẹ́ta máa ń fún mi ní ààyè láti ní ìsinmi dáadáa torí ọjọ́ ìsinmi tèmi nìyẹn. Mo máa ń fi ọjọ́ àbámẹ́ta mi, màá fi jẹ́ ki okan mi ń bá a lẹ gbogbo nǹkan tó bá wà lórí mi tó jẹ́ pé ó fẹ́ máa ni mí lára die gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn ni màá fẹ́ kó. Ọjọ́ àbámẹ́ta máa bá mi tu kúùn iranu. Àrá mi a fuyẹ̀ nígbà tí mo ti mọ̀ pé mi ní lọ́ bí iṣẹ́ lọ́jọ́ kejì. Bẹ́ẹ̀ ni, nǹkan tó jẹ́ pé ọjọ́ àbámẹ́ta máa ń jẹ́ kí n rántí pé ó ti ṣe dáadáa láti ọjọ́ ajé títí di ìsìn àsìkò ìsinmi tó. Ọjọ́ àbámẹ́ta ṣe jẹ́ fún mi nìyẹn. Ìgbà mì mo máa ń lo ọjọ́ àbámẹ́ta máa ń fi lọ bá àwọn ẹbí mi ṣeré. Màá lọ dúró tí wọn àjọ máa sọ̀rọ̀ tàbí ká jọ jáde ká lo jọ ṣe oríṣìíríṣìí nǹkan. Ìgbà mì mo sì máa ń lo ọjọ́ àbámẹ́ta n màá fi jáde màá lọ ri àwọn ọ̀rẹ́. Bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ ni, màá lọ bá àwọn ọ̀rẹ́ gbogbo wà jọ máa jáde, a máa korò wa wá jọ a máa sọ̀rọ̀, a máa ṣọ́ya ya gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn. Ọjọ́ àbámẹ́ta máa ń jẹ́ kí n rí oorun sun. Bẹ́ẹ̀ ni torí mo ti ri pé àsìkò tí màá ro oorun sùn dáadáa nìyẹn. Mo fẹ́ràn ajà ọjọ́ àbámẹ́ta torí pé kí ni, kò sí láásìgbò kankan, kò sí ìni lara, kò sí ǹkan jú, kò sí ǹkan kan. Bẹ́ẹ̀ ni. Ó lè jẹ́ pé iṣẹ́ ti èmi nìkan ni màá fẹ́ ṣe lọ́jọ́ àbámẹ́ta tí ó sì ń kàn kó tó máa dá mi dúró. Ìgbà mì tí bá ní ìkomo tí mo fẹ́ lọ, ọjọ́ àbámẹ́ta ló máa ń sábà fi sí i. To bá jẹ́ pé mo ní ìgbéyàwó tí mo fẹ́ lọ, ọjọ́ àbámẹ́ta náà ló máa ń sábà fi sí i. Mo lè ráyè gbádùn gbogbo ijáde mi lọ́jọ́ àbámẹ́ta torí mo mọ̀ pé tí n bá dé náà, oorun náà ni, kò sí ibi tí mò ń lọ lọ́jọ́ kejì. Bẹ́ẹ̀ ni, ìgbà mì mo máa ń fi ọjọ́ àbámẹ́ta mi màá lọ fi ra oúnjẹ sílé. Bẹ́ẹ̀ ni, ìgbà mì sì ni, mo màá n fi ọjọ́ àbámẹ́ta mi màá fi nu gbogbo ibi tí mò ń gbé, màá gbálẹ̀, màá nu ilẹ̀, màá dáná. Bẹ́ẹ̀ ni. Ìgbà mì sì ni, ọjọ́ àbámẹ́ta ó máa ń fún mi láyè láti ṣe tó gbogbo nǹkan tí mo bá fẹ́ ṣe boya bí i ọjọ́ ajé tó ń bọ̀. Bẹ́ẹ̀ ni. Mo sì fi ọjọ́ àbámẹ́ta mi pé tí o je pe tẹlifíṣàn nìkan ni oun màá wò. Ó lè jẹ́ pé ọjọ́ àbámẹ́ta mi màá lọ fi-- ó lè jẹ́ màá jáde, màá lọ wo gbogbo eré ìdárayá níta lé mi. Bẹ́ẹ̀ ni ọjọ́ àbámẹ́ta mi. Ìgbà mì sì ni, mo màá lo ọjọ́ àbámẹ́ta màá lọ fi tọ́jú ara, màá bọ́ sítá. Àwọn ibi tí o je pé wọ́n tí ń lo tó ara, wọ́n ń nu ara ni o, wọ́n ń fo ara mọ́ni gbogbo nǹkan bẹ́yen ni mo máa ṣe. Ṣẹ́ri ọjọ́ àbámẹ́ta yìí gbogbo nǹkan tó máa ń dùn mọ̀ mi nínú tó jẹ́ pé tí bá ṣe ayọ̀ mi máa ń kún, òun mo máa ń sábà ṣe lọ́jọ́ àbámẹ́ta. Bẹ́ẹ̀ ni, tó bá ti re mí láti ọjọ́ ajé títí di ọjọ́ àbámẹ́ta, ọjọ́ àbámẹ́ta yen màá fi sinmi. Kò ni jẹ́ kí wàhálà wo kó ró mi lọ́hùn. Bẹ́ẹ̀ ni, òun ni, kò kì í sábà rẹ́ mi lọ́jọ́ àbámẹ́ta. Bẹ́ẹ̀ ni, gbogbo ẹ á tutù, kò ní gbóná jù, kò ní tutù jù. Ọjọ́ àbámẹ́ta náà ń gbà mí máa fi sọ gbogbo àwọn aṣọ tí mo ti lò láti ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ títí dé ọjọ́ àbámẹ́ta, ohun máa fi fọ gbogbo ẹ̀. Ìgbà mì sì ni mo sì lè jókòó kí n lo wo gbogbo nǹkan tí mo ti ṣe láti ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀, kí ni mo ṣe, èló ni mo pa, iye èló ni mo na gbogbo nǹkan bẹ́ yen màá ráyè ṣe lọ́jọ́ àbámẹ́ta. Bẹ́ẹ̀ ni, màá le gbajúmọ̀ nǹkan tó jẹ́, tó jẹ́ pàtàkì nínú ayé tèmi náà, iyẹn lọ́jọ́ àbámẹ́ta mi. Kò sí ǹkan jú, kò sí ìnira, kò sí ǹkan kan. Ìgbà mì na mo lè lo ọjọ́ àbámẹ́ta mi, mo lè fi lọ lórí olólùfẹ́ mi torí pé kí ni olukaluku nlo ibí iṣẹ́, àsìkò tí mo tàdé máa ń ríra wọn náà ni iyẹn. Bẹ́ẹ̀ ni. Ìgbà mì sì ni ó lè jẹ́ pé èmi àti àwọn tajo gbé ile la jọ máa jókòó síta la jọ máa sọ̀rọ̀ a jọ máa jónu tó rọrùn. Oni kaluku máa sọ ibí iṣẹ́ tí ẹ ṣe rí, bí i ilé ayé tí ẹ ṣe rí, ẹni tí òun fẹ́, kódà wọ́n á tún fẹ́ jọ ara wọn sun rawa, ẹni tí òun bá jà, lájọọ̀ má ma sọ̀rọ̀, a máa gbádùn ara wa. Ìgbà mì, mo máa ń lo ọsàn máa fi sun dáadáa. Tó bá dẹ̀ tí di ìrọ̀lẹ́, mo lè fi jáde kí n lọ ṣe fàájì níta. Ṣẹ́ri ọjọ́ àbámẹ́ta máa ń fún mi ní àye àti ìdúnu, ìfọ̀kànbalẹ̀. Bẹ́ẹ̀ ni. Ó máa ń jẹ́ kó dàbí pé èmi gangan ni mo ń darí ilé ayé mi, iyẹn ọjọ́ àbámẹ́ta. Ọjọ́ àbámẹ́ta máa ń fún mi ní àsìkò láti ní ìsinmi.

Kí ni ọ máa ń ṣe ní òwúrọ̀ kankan tí bá ti jí láàárọ̀, láàárọ̀ kùtùkùtù? Màá dúpe lowọ́ ọ́lọ́run, màá dúpe lodọ́ lọ́lọ́run fún ọjọ́ tuntun. Mo máa ń nu ara bẹ́ẹ̀ni. Ti bá ti nu ara bẹ́ẹ̀ yen màá dìde lórí ibùsùn mi díẹ̀díẹ̀. Màá lọ fo ojú mi, màá fo eyín mi, màá dẹ́wẹ́, màá fi aṣọ, màá fi nu ara kó tó di pé mo múra. Màá ti tẹ́ orí ìbùsùn mi torí tí bá máa dé lálẹ́ mi kì í fẹ́ kí gbogbo ẹ̀rí dàda-dàgàjàgà lórí ìbùsùn. Màá nu gbogbo yàrá tí mo bá lé ọ̀nà, gbogbo ẹnì máa ń fi se elétò. Màá wo asiko Mo lè wo ago lórí fóònù mi. Ìgbà mí sì ni mo lè wo ago lórí aroogiri tó wà. Màá wá, màá wo orí fóònù mi fún àtẹ̀jíṣẹ́ kankan tó bá jẹ́ ẹ̀yin tí mo tẹ̀lé ṣe láàárọ̀. Àwọn ènìyàn tó jẹ́ kókó níbẹ̀ gbogbo ni màá ti tètè dá lóhùn, ìyẹn láàárọ̀. Mo lè ṣe àdúrà díẹ̀ bẹ́ẹ̀ kí n tó kúrò nù lé. Màá ti ṣètò bí ọjọ́ mi, bí mo ṣe fẹ́ kí ọjọ́ mi rí. Màá ti kó gbogbo ohun tí mo nílò, màá ti kó sílẹ̀. Màá ronu gbogbo nǹkan tí mo ní láti ṣe àti eyi tí mi ò ní ṣe ní ọjọ́ yẹn. Màá ti ṣètò oúnjẹ tí mo máa jẹ sílẹ̀ tàbí kí n ṣètò àti jẹun. Ìgbà mí sì ni, boya tí ó bá wù mí mo lè máa jẹ oúnjẹ àárọ̀. Táye bá wà ni mo máa jẹ oúnjẹ àárọ̀. Ìgbà mí ni mo máa mú omi láàárọ̀. Màá ti rí, màá ti gbé gbogbo nǹkan tí mo máa nílò níbi iṣẹ́, màá ti gbé gbogbo ẹ̀ẹ́ sílẹ̀. Màá ti wo bí ọjọ́ iṣẹ́ mi ṣe rí. Gbogbo ètò tí mo ṣe fún iṣẹ́ nìkan màá ti wo wọ́ gbogbo ẹ̀ẹ́ sílẹ̀. Ìgbà mí ni mo lè máa gbọ́ orin bí mo ṣe ń ṣe gbogbo nǹkan báyìí tàbí kí n máa gbọ́ kókó inú ìwé ìròyìn lẹ́ẹ̀kọ̀kan. Ìgbà mí dẹ̀ re ni mo lè bẹ́ẹ̀ bí mi ń sọro kó tó di pé mo kúrò nù lé. Mo máa ń kí àwọn ènìyàn láyìíká mi tí bá ti bọ́ta kúrò nù lé bẹ́ẹ̀ yẹn. Màá ti kí gbogbo wọn, "Ẹ káàárọ̀ o, ṣe dáadáa lẹ jí o." Bá ṣe máa ń kíra wa nínú àgbàlá wa ni yen Màá ti ṣetán láti kúrò nù lé. Màá wọ ara mi wò pé aṣọ mi bá ara wọn mu bí mo ṣe ń múra torí mo fẹ́ràn láti máa múra dáadáa. Bẹ́ẹ̀ ni bí mo bá ṣe múra làwọn ènìyàn ṣe máa rí mi sí. Màá múra dáadáa kó tó di pé mo kúrò nínú lé. Màá ti wọ ara mi ní dígí kó tó di pé mo bọ́ta kúrò nù lé. Gbogbo nǹkan tí mo máa ń nílò nínú àpò mi gbogbo ẹni màá ti kó síbẹ̀. Màá dẹ́ẹ̀ tí ilẹ̀kùn ilé mi dáadáa torí pé kíni mi ni fẹ́ kí ẹ o jẹ́ pé tí bá dé ilé, gbogbo nǹkan á ti máa dájú pé ènìyàn ti wọ inú ilé mi tàbí nǹkan bẹ́ẹ̀ yẹn. Màá ti ti gbogbo ilẹ̀kùn ilé mi dáadáa. Màá bọ́ta fún iṣẹ́, mò ń lọ tẹ́mi ni ẹ́. Mo wá máa ń ṣe sùúrù. Màá farabalẹ̀ ṣe ohun kan tí mo fẹ́ ṣe. Màá máa tẹ́lẹ̀ díẹ̀díẹ̀ tí ó bá jẹ́ pé iwájú ilé mi kan ni màá ti gbé ọkọ̀ tàbí tí ó jẹ́ pé mi ò gbọ́kọ̀ tẹ́mi gan lọ síbi iṣẹ́. Màá rara maa tẹ́lẹ̀ díẹ̀díẹ̀ títí tí màá fi dé ibi oríta tí màá ti gbé ọkọ̀. Mo máa ń farabalẹ̀ bẹ̀rẹ̀ ọjọ́ àárọ̀, ọjọ́ iṣẹ́ mi torí mi ò ní fẹ́ kí nǹkan kan di mí lọ́wọ́. Kó máa dàbí ẹni pé èèyàn moṣẹ́ tí èèyàn ṣẹ mi fẹ́ gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn. Èmi ò fẹ́ràn kí ń máa kánjú. Torí tí bá kánjú màá ti máa là ágún gan ní àárọ̀. Ìyẹn sì ni ó máa ń jẹ́ kí gbogbo nǹkan kórìí bá kan fún mi níbi iṣẹ́. Màá ti máa rún gbogbo nǹkan tí mo fẹ́ ṣe lónìí bí mo ṣe fẹ́ kó rí gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn ni màá ma rò. Ǹkan tó jẹ́ pé a máa mú inú mi dùn, ohun ni mo sábà ṣe bẹ́ẹ̀ ni. Ìgbà mí làárọ̀ bẹ́ẹ̀ yẹn mo lè ná pá kí n na ẹsẹ̀ kí n sáré rìn díẹ̀ káàkiri bí a bówé ìṣẹ́jú, ìṣẹ́jú mẹ́wàá bẹ́ẹ̀ ni kí ara balẹ̀ tún balẹ̀ náà ni ṣe mọ̀. Pápájulo tí ó bá jẹ́ pé mo ní iṣẹ́ kan tí mo fẹ́ lọ ṣe àbí mo ní àgbékalẹ̀ iṣẹ́ tí mo fẹ́ lọ ṣe níbi iṣẹ́, màá ṣe iná ẹsẹ̀ díẹ̀. Màá fi díẹ̀, màá fi na apá, màá fi na ẹsẹ̀ ká ara fún iyẹn gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn. Mo lè wo ju ọjọ́ nigbà mí tí ó bá jẹ́ pé ojo fẹ́ roo làárọ̀. Màá ní sùúrù díẹ̀. Èmi ti ní ìlò bí iṣẹ́ ní àsìkò tí mo máa ń lọ ibi iṣẹ́ kí ojo balẹ̀ máa ka mi mọ́ ìta kó tó di pé mo tiẹ̀ lọ ibi iṣẹ́ gan. Màá ti ṣètò gbogbo nǹkan tí mo fẹ́ wọ. Bàtà báyìí ni mo máa wọ̀, aṣọ báyìí ni mo máa wọ̀, nǹkan báyìí ni màá tẹ sára, àgbàrá báyìí ni mo máa lò sára gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn ni mo máa ń lò. Gbogbo awon ta jọ ń gbé lé gbogbo wọn ni màá kí làárọ̀ bẹ́ẹ̀ ni. Ìgbà mí sì ni ó lè jẹ́ pé mi ò ní dáná gan làárọ̀. Ti bá ti ń lọ lójú ọ̀nà màá kọ́ yàrá oúnjẹ tí mo máa jẹ tí bá dé ibi iṣẹ́. Òbí díẹ̀ ni ìgbà mí màá fi èso tẹ́nú tẹ́lẹ̀ inú bá ti jí láàárọ̀ bẹ́ẹ̀ tí pé ṣe gbogbo nǹkan tó yẹ kí n ṣe. Màá ṣe èso díẹ̀. Boya ọsàn ni màá mú ni o. Boya eh, ápù ni mo máa ń jẹ ni o. Màá sá mu gbogbo e bẹ́ẹ̀ díẹ̀díẹ̀ oun ni máa fi pa enu kó tó di pé mo dé ibi iṣẹ́. Torí pé kí n tí bá ṣe gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn, ó máa jẹ́ kí n ṣe dáadáa ní ibi iṣẹ́. Gbogbo nǹkan mi á lọ létò. Kò ní ká mi láya, kò ní sì ni ra nǹkan kan. Ó máa dàbí pé mo beere tuntun, mo parí tuntun ni. Inú mi á dùn, ayọ̀ mi á kún ni.

Ṣe o ti lọ si àgó, àgó rí? Bẹ́ẹ̀ni mo ti lọ sí àgó rí dáadáa. Mo ti lọ pèrè láti lọ wo gbogbo àwọn ǹkan oko táa gbin. Mo sì ti lọ bẹ̀ náà rí láti lọ gbin ǹkan náà síbẹ̀. Ìgbà mí mú máa ń lọ láti lo fúnmi sí gbogbo ǹkan ta bá gbin. Ìgbà mí máa lọ ro oko bẹ̀ tàbí kí n lọ wo gbogbo àwọn ǹkan tí ó nílò lórí oko yẹn gbogbo ẹni máa wú dà mí. Ìgbà mí sì ni mo máa ń lọ pẹ̀lú àwọn ẹbí mi, bí àbí mi àtàwọn àbúrò mi, àbí mi àti ẹ̀gbọ́n mi la jọ máa lọ. Mo máa ń fẹ́ràn tí bá wá ń, tí bá wá ń tà lórí oko náà. Bẹ́ẹ̀ ni, màá lọ wo gbogbo iyẹ̀pẹ̀ tó fi gbin ǹkan bẹ̀, gbogbo ẹni máa lọ wo. Èmi ò sábà mọ ǹkan pa abẹ náà lọ títí o. Èmi kì í dà lọ, èmi àti ẹ̀ta ọjọ́ máa ń pa iná ni ajo máa ń lọ. Ìgbà mí mo kò lè lọ bẹ̀ láti lọ mú àwọn èso tí màá mú lọ sí ilé mi, tí màá le máa jẹ lọ sí ibi iṣẹ́. Ìgbà mí jẹ́rẹ́ màá kọ́ lọ bẹ̀ lọ gé gbogbo àwọn, àwọn ewé tí ó nílò tó yẹ pé ó ti wù kọjá bó ṣe yẹ kó wù, gbogbo ẹni máa lọ gé díẹ̀ díẹ̀, díẹ̀ díẹ̀. Ìgbà mí sì ni màá lọ wo gbogbo kòkòrò tó lè máa jẹ àwọn ǹkan tí mo bá gbin. Gbogbo bẹ́ẹ̀ ni mo máa lọ wo. Ìgbà mí ó lè jẹ́ pé kíni igi táa fi ṣe àyíká oko wa, gbogbo ẹni máa lọ wo tẹ́lẹ̀ tàbí ǹkan tó ń fi roko, gbogbo ẹni máa lọ wo máa lè mọ ìdí a bá máa rà. Mo máa ń jẹ́ kó jẹ́ pé ọjọ́ àbámẹ́ta mo máa ń lọ, ìyẹn ọjọ́ tí ẹ pé bí kò bá mi ní níṣẹ́ lọ́jọ́ náà. Màá lọ láàárọ̀ kùtùkùtù, èmi àti àbúrò mi tàbí ẹ̀gbọ́n mi la jọ máa lọ. Mo máa ń gbádùn àtẹ́gùn bẹ́ẹ̀. Àtẹ́gùn orí oko máa ń, ó máa ń fẹ́ dáadáa. Àtẹ́gùn àlàáfíà ni. Màá lọ bẹ̀ máa lọ wo gbogbo bí àbí gbogbo ǹkan táa gbin níbi tó ti wù dé. Màá lọ wo bóyá ẹ̀yin ta lè ká ni ká máa lọ tà á ni o tàbí ǹ ta sì máa fi í lẹ̀ tàbí ọún tẹ́lẹ̀ bó ti bàjẹ́ táa mọ̀ táa máa gé kúrò. Ìgbà mí mo máa ya àwòrán àgọ́ òun náà. Tí bá ti ya àwòrán ẹ bẹ́ẹ̀ yẹn, mo lè fi ránṣẹ́ sá àwọn ẹbí oko kó ba lẹ̀ ri bí ó ṣe rí. Ìgbà mí sì ni mo ti lọ láti lọ gbin oko mi síbẹ̀. Bẹ́ẹ̀ ni, ó dà pé àgbàdo ni mo lọ gbin síbẹ̀ nígbà ẹyin. Mo gbin síbẹ̀, ó dẹ̀ sí wù díẹ̀díẹ̀ náà. Ìgbà mí sì ni lè jẹ́ páàrọ̀ ìyànṣẹ ni màá sáré lọ tàbí bóyá bí ọ̀nà ìṣe mi gba bẹ̀, mo lè sáré yá bẹ̀ kí wó bó ṣe rí, bóyá àlàáfíà ni, kí ó tó di pé mo padà sí ibi iṣẹ́. A máa ń sábà lẹ́yìn tí wọ́n bá wá wo oko náà, òun ni ó bá wà máa, wọ́n máa sọ fún wa bí gbogbo ẹ náà ṣe ń lọ. Mo pé kó má jẹ́ pé àwa náà ó dé bẹ̀, ohun ìrìnnà náà máa fi lọ bí i ọjọ́ àbámẹ́ta tàbí kí ó lọ láàárín ọ̀sẹ̀ lẹ́ẹ̀kọ̀kan tí mo bá ráyè. Ìgbà mí sì ni tí bá lórí oko náà, màá bá àwọn àroko, àwọn àgbẹ̀ yòókù tó ń ro oko ti wọn tàbí ẹni tó ń gbin ǹkan, gbogbo ẹni máa kí n bẹ̀. Mo máa ń fẹ́ràn kí mo rìn káàkiri orí oko yẹn. Àlàáfíà máa ń tó mi. Kódà ìgbà mìíràn mo máa jo, mo máa gbé àga síbẹ̀, màá jókòó, màá máa gba àtẹ́gùn bẹ̀. Ìgbà mìíràn orun wọ́n lè ra mi lọ àmọ́ kó, kó, kó bó sí kí ẹni náà jókòó sí ibi tí oko wà kí okun ilẹ̀ má lọ mọ́yàn bẹ̀ tó ju oríṣiríṣi ǹkan tí ó dà ló máa ń kọjá bẹ̀. Lórí ẹ̀ mi òṣì máa ń lọ láàárọ̀, wọ́n ṣe kùtùkùtù, gbogbo ọwọ́ aago mẹ́wàá, ọwọ́ aago mẹ́sànṣán, ọwọ́ aago mẹ́wàá ni wọ́n sábà lọ. Ìgbà mìíràn mo kò lè lọ bẹ̀ kí n lọ gé oko táa máa fi dáná. Bẹ́ẹ̀ ni. Ìgbà mìíràn mo sì lè lọ bẹ̀ kí n kọ jókòó sábẹ́ igi káta go fẹ́ sì mi kí n fi na ara díẹ̀. Ìgbà mì sì ni mo máa ń lọ sí oko kí n lọ kọ́ àwọn ọmọdé nípa àti máa ro oko àti de ti máa gbin ǹkan lóríṣiríṣi bẹ́ẹ̀ yẹn. Ibi yẹn jẹ́ ǹkan tó jẹ́ pé ó jẹ́ ǹkan tó jẹ́ pé kò sáré wo, kò sí wàtà sí ìgbò kankan. Bẹ́ẹ̀ ni. Kò sí ǹkan bẹ́ẹ̀. Ìgbà mì sì ni mo lè lọ bẹ̀ kí n kọ lọ wọ́n ilẹ̀ bó ṣe rí kí n mọ̀ bóyá a máa rà lè sí inú wọn tàbí a máa gbin ǹkan sí inú wọn. Mo kọ bẹ́ẹ̀ yẹn, òun a máa ń sábà wo. Èmi àtàwọn ọ̀rẹ́ mi lè lọ ń bá mi. Ìgbà mí lè jẹ́ pé ẹni tí ó bá fẹ́ rán ǹkan, ta jẹ̀ ní lọ́wọ́ tó pọ̀ rẹpẹtẹ́ tí ẹ pé ẹbí gan-an lè jẹ́ tán, a máa fẹ́ tà á fún wọn. Mo lè mú èèyàn lọ síbẹ̀ kó lọ wo èyí tí wọ́n bá fẹ́ rán bẹ̀. Lóríṣiríṣi bẹ́ẹ̀ yẹn ni mo máa ń ṣe. Ìgbà mì sì ni mo máa ti fẹ́ràn láti máa wo àwọn ǹkan táa bá ti gbin ẹni tí ó bá ti yẹ dáadáa bí àbí àwọn iṣu, àwọn kòkòrò. Mo máa fẹ́ràn láti máa fọwọ́ wò gbogbo ẹ̀ jáde tàbí ẹ̀fọ́ ni mo fẹ́ sọ ni. Gbogbo ẹ̀fọ́ táa bá gbin, gbogbo ẹ ló ti dìde dáadáa ní ẹ̀sín. Tó bá ti, tó bá ti di ọjọ́ àbámẹ́ta tó ń bọ̀, màá tún lọ bẹ̀ màá lọ wo gbogbo ẹ. Gbogbo ǹkan bẹ́ẹ̀yẹn, bẹ́ẹ̀yẹn, bẹ́ẹ̀yẹn ló máa ń ṣe lórí àgọ́ wa tó jẹ́ máa ń dùn mọ̀ mi nínú.

Ṣé o máa ń wọ ìbọwọ́? Bẹ́ẹ̀ni, mo máa ń wọ ìbọwọ́ dáadáa. Mo máa ń wọ bẹ́ẹ̀ nígbà tí bóyá òtútù ń mú mi, mo máa wọ ìbọwọ́. Ìgbà mìí sí re tí ó bá jẹ́ pé ìgbà ẹ̀rùn lá wà ni mo má wọ ìbọwọ́ náà. Bẹ́ẹ̀ni, ìgbà mìíràn máa wọ ìbọwọ́ tí mo bá fẹ́ fọwọ́ kan nǹkan gbóná tàbí mo má fẹ́ dáná, mo wá fẹ́ gbé nǹkan gbóná bọ́ sílẹ̀, mo máa wọ ìbọwọ́. Tí bá dáná nìgbà mìíràn máa wọ ìbọwọ́. Bẹ́ẹ̀ni, mo máa ń wọ ìbọwọ́ tí bá yẹ pé mo fẹ́ nù ilé àbí mo fẹ́ nù ilẹ̀nlẹ tàbí tí ó yẹ pé mo ń ṣèṣe, mi o fẹ́ kí nǹkan kan, mo máa wọ ìbọwọ́. Mo máa ń wọ ìbọwọ́ tí bá yẹ pé mo fẹ́ roko tàbí mo fẹ́ yọ gbogbo àwọn dọ̀tí tó wà lórí oko wa gbogbo ẹni máa, mo máa wọ ìbọwọ́. Ìgbà mìíràn mo kò máa wọ ìbọwọ́ láti dáàbò bò ọwọ́ mi, kí n ó tíì máa wọ bẹ́ẹ̀. Mo máa ń wọ ìbọwọ́ tí bá yẹ pé mo fẹ́ gbé nǹkan kan tó jẹ́ pé ọwọ́ ò gbọdọ̀ kan, mo máa wọ ìbọwọ́. Mo máa ń wọ ìbọwọ́ tí bá yẹ pé mo fẹ́ nù ilé ìdáná mi. Mo máa ń wọ ìbọwọ́ tí bá yẹ pé mo fẹ́ lọ ṣeré ìdárayá tàbí mo fẹ́ lọ bá àwọn èèyàn ṣeré níta. Mo máa ń wọ ìbọwọ́ ìgbà mìíràn tí bá fẹ́ napá-nàsẹ́, pàápàá jùlọ tí bá fẹ́ nà pá nà sẹ́, mo máa wọ ìbọwọ́. Tí bá yẹ pé mo gùn kẹ̀kẹ́ ni mo máa wọ ìbọwọ́. Bẹ́ẹ̀ni, torí pé kíni tí bá wọ ìbọwọ́ bẹ́ẹ̀ yẹn, ó máa dáàbò bò ọwọ́ mi, èmi dẹ̀ rèé, mo ṣiṣẹ́ lọ́wọ́. Mi ní fẹ́ kí ǹkan kan tú bẹ́ mi lọ́wọ́ pẹ̀lú èyí tí mo, pẹ̀lú ìṣísẹ́ tí mo ti ṣèṣe yìí, mo máa wọ ìbọwọ́ le lórí. Mo fi ń dáàbò bò ara mi ni. Tí bá fẹ́ jáde torípé mo fẹ́ lọ ṣiṣẹ́ ìta, iyẹn pé à ń ṣiṣẹ́ nínú ilé, a sí níwájú kọ̀mpútà àbí ǹkan kan, mo máa wọ ìbọwọ́. Tí bá rí pé ibi tí mo fẹ́ wọ̀ ó jẹ́ ibi tó jẹ́ pé ǹkan kan yẹn ò gbọdọ̀ kán ara, mo máa wọ ìbọwọ́. Máa kò dá, máa dá ara, máa wọ ìbọ ara gan. Gbogbo ara mi ni mo máa ń bò títí dé ibi ọwọ́ mi àti ẹsẹ̀ mi. Bẹ́ẹ̀ni, kò ní jẹ́ kí ǹkan kan wọ̀ mí lára tàbí kí ǹkan kan gún mi lára. Tí bá yẹ pé mo ń lọ sí ilé ìwòsàn àpá ibi tí mo wá fẹ́ wọ̀, a gbọdọ̀ kó ǹkan kan bọ̀ tá ń bẹ. Àrùn náà ń kó ń bẹ, kò sì gbọdọ̀ dá ọwọ́ wa tàbí kó dé ara wa. Màá wọ aṣọ tí ẹ kú máa bò gbogbo ara, màá tún máa ṣẹ̀sẹ̀ sì ti wá wọ ìbọwọ́ náà. Ìbọwọ́ máa ń jẹ́ kí, ó máa ń dáàbò bò ọwọ́ mi ni, kò ní jẹ́ kí ǹkan kan gún mi lọ́wọ́ tàbí ǹkan kan mo máa ń wọ ìbọwọ́ náà láti bò ọwọ́ mi. Ìgbà mìíràn tí ọwọ́ bá tutù, tó mi bá wà tí mo fẹ́ kó mi kan ọwọ́ mi, màá wọ ìbọwọ́ kó ba lè máa tutù. Ìgbà mìíràn bẹ́ẹ̀, mo lè wọ ìbọwọ́ náà kí kòkòrò má wọ inú ọwọ́ mi. Ìgbà mìíràn sì ní tó bá jẹ́ pé mi, bí àmi ìran ti ń wọ ìbọwọ́ láti lé, tí bá dé ìta mo lè ra ìbọwọ́ èyí n tí mo lè sọnù. Tí bá ti lò fọ́jọ́ yẹn, mo máa rà, mo lè máa lò. Tí bá ti ṣe tán, màá sọnù. Mo máa ń wọ ìbọwọ́ náà ìgbà mìíràn torí ìlera ara. Bẹ́ẹ̀ni, ó máa dà ká máa mọ́ ara, ká rá máa mọ́, ká máa tọ́jú ara wa láti gbogbo ara wa dé ibi ìkanná, dé ibi gbogbo ẹsẹ̀, ọwọ́, ohun nkán bẹ́ẹ̀yẹn ó yẹ ká máa tọ́jú ara wa ni. Ṣé àbí ìbọwọ́ yẹn ó máa ń jẹ́ kó wọ́ mọ́, kò jẹ́ kó wọ́ dọ̀tí tí ẹ̀yin ò bá ti gbé, ẹ̀yin ò bá ṣe fílẹ̀ ni ẹ̀yin ṣe máa bá. Mo dẹ́ máa ń wọ ìbọwọ́ ìgbà mìíràn, mo máa ń wọ ìbọwọ́ ìgbà mìíràn tí bá yẹ pé mo fẹ́ kun àwòrán, mo lè ti ya àwòrán sílẹ̀, mo wáa fẹ́ kun, mo lè wọ ìbọwọ́. Tí bá yẹ pé mo fẹ́ gbálẹ̀ yàrá mi ni mo lè wọ ìbọwọ́ àbí mo fẹ́ nù gbogbo ilé láyìíká, mo lè wọ ìbọwọ́. Tí bá yẹ pé mo fẹ́ fọ ọkọ̀ ni tàbí mo fẹ́ fọ abọ́ ni àbí ǹkan kan, mo máa wọ ìbọwọ́. Ìgbà mìíràn gan tí bá yẹ pé mo fẹ́ bá àwọn èèyàn ṣe ohun tó mọ̀ọ́rán ṣe tàbí fẹ́ bá àwọn èèyàn ṣe ohun, màá wọ ìbọwọ́. Torí àlè mọ̀ọ́ nkán tó ni kálukú gbé sórí irun, mo máa wọ ìbọwọ́. Ó jẹ́ ǹkan tó yẹ kó bá mi lára mu, kò ni mí lára, òru ò kí n mú mi, kò ń jẹ mí lọ́wọ́, kò ń ṣe ǹkan kan. Bẹ́ẹ̀ ni, mo máa ń wọ ìbọwọ́ náà, òun a fi jẹ́ kí, kò ní jẹ́ kí ọwọ́ máa bó. Bẹ́ẹ̀ni, tí mo bá rí pé ibi tí mo wà ó ṣeéṣe kọ́wọ́ mi máa bó, màá wọ ìbọwọ́ sí. Bẹ́ẹ̀ni, tàbí bóyá ibi tí mo wà tàbí bóyá àsìkò yẹn ọwọ́ tí ń yún mi àbí ǹkan kan, ọwọ́ mi ti ń gbẹ jù tí bá ti fọ ǹkan ra ọwọ́, màá wá wọ ìbọwọ́ sí. Mo fi ń tọ́jú ara mi ni. Mi níì fi jẹ́ kí ǹkan kan gún mi lọ́wọ́. Ìgbà mìíràn dẹ̀ rèé mo lè wọ aṣọ kó jẹ́ pé kí n wọ ìbọwọ́ sí, a lè bá aṣọ mi mu. Bẹ́ẹ̀ni, ìyẹn náà wà. Gbogbo ǹkan bẹ́ẹ̀ ni mo fi ń dáàbò bò ara mi ni. Ṣé ẹ dẹrí pé a ti máa ń kó àìsàn àb'ààrùn, ó yára gan kéèyàn kó pẹ̀lú èékánná. Ìdí ní ló fàá tí mo máa ń fi wọ ìbọwọ́. Pàápàá jù tó jẹ́ pé tí a bá wà níbi iṣẹ́ a dẹ̀ fẹ́ bọ́ síta iṣẹ́, a fẹ́ lọ ṣiṣẹ́ bóyá bí lójú omi àbí ǹkan kan, a bá ń lọ sí ibi kan tí a ti fẹ́ lọ kó ẹrù, mo máa ń wọ ìbọwọ́. Bóyá mo fẹ́ kó ẹrù ni o àbí mo fẹ́ fún èèyàn lówó ni, mo máa ń wọ ìbọwọ́. Mo fi ń dáàbò bò ara mi ni.